Oúnjẹẹẹ. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ nítorí pé ọmọ Yorùbá àtàtà ni mí. A bí mi, a sì kọ́ mi ní ilé re. Obìnrin tó bá wà tí ò bá mọ bí wọ́n ṣe ń se oúnjẹ, irúfẹ́ obìnrin gbẹ́ẹ̀. Elẹ́gbẹ́ pé ọkùnrin ni wọ́n. A sì rí àwọn ọ̀dọ́mọdé ọkùnrin mì tí wọ́n mọ̀ ban ṣe ń so oúnjẹ ju obìnrin lọ. Alásè ni ìyá tó bí mi lọ́mọ. Ilé alásè ni mo ti wá. Níbi tí a ti máa ń dáná fún ọ̀gọ̀lọ̀gọ̀, ọgọ́rùn ènìyàn. Bó jẹ́ níbi àṣeyẹ, bó jẹ́ níbi ìgbéyàwó, bó jẹ́ níbi ìsọmọlórúkọ. A máa ń pè ìyá mi láti lọ ṣe àṣìẹ oúnjẹ fún wọn. Ọwọ́ ìyá tó bí mi lọ́mọ ni mo ti kọ́ bí a ṣe ń dáná. Mo lè sè oúnjẹ. Kí ni mi ò lè sè? Kí ni mi ò lè fi oúnjẹ dá lára? Ṣé ní pé ká sóbẹ̀ ẹ̀fọ́ rírò ni? Ká fi edé àti àwọn ẹja panla. Ká fi sé lọ́ṣọ̀ọ́, àbí ká ṣe omi ọbẹ̀ èyí tó kí pọ́pọ̀ tí ń ṣe wípé omi á gba ibi kan, epo á gba ibi kan, àbí ìtọ́ ma fi yọja, àbí ìyí tẹ́ pé a máa se ẹ̀gúsí, ọlọ́bọ̀ọ̀rọ̀, báwo lẹ ṣe fẹ́ sí? Èmi mọ bó ṣe ń so oúnjẹ gidi gan an. Nítorí pé a kọ́ mi, mo sì túra mi kọ́.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Ni ibi iṣẹ́ mi, àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ ní káàdì ìṣe nítorí wípé káàdì ìṣe yìí ni a fi ń wọlé ní òwúrọ̀. Èyí yóò fi hàn gbangba gbangba àsìkò tí olúkalúkù òṣìṣẹ́ bá dé sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni tó bá di wípé a fẹ́ jáde, káàdì ìṣe yìí náà ni a ó fi sí ẹnu ẹ̀rọ tí ó máa ń tọpinpin bí àwọn èèyàn ṣe ń wá, bọ́ ṣe ń lọ ní ibi iṣẹ́ wa. Iyen ẹ̀rọ kọ̀m̀pútà yìí tí wọ́n fi ń wo ìrìn-àjò àwọn òṣìṣẹ́ ní ibi iṣẹ́ mi. Káàdì ìṣe mi ó jẹ́ nǹkan tó ṣe gbóògì. Bí n bá rí i, n ò ní lè wọ ibi iṣẹ́. Bí n bá rí i, n ò jọ̀kọ́ sílẹ̀ ni, n ò ní lè lọ sí ibi iṣẹ́. Torí ẹlẹ́gbẹ̀ẹ́ bíi wípé mi ò lọ ibi iṣẹ́ ní ọjọ́ náà ni bí n bá rí káàdì ìṣe mi. Lórí káàdì ìṣe mi, a ko orúkọ mi síbẹ̀, a sì kọ ipò tí mo dì mú ní ilé iṣẹ́ mi. Torí bẹ́ẹ̀ èmi ní káàdì ìṣe o. Òṣìṣẹ́ tó bá wà bí ò bá ní káàdì ìṣe, bí ǹkan bá ṣe ẹni tọ̀ọ́ún bí i ìjàǹbá níta, níbo ni wọ́n fẹ́ wá wọn sí? Ilé iṣẹ́ wo ni wọ́n fẹ́ pè wípé "à, òṣìṣẹ́ yìí o, a rí káàdì rẹ̀ níbi kan". Káàdì ìṣe dá lọ́pọ̀lọpọ̀, ìwúlò rẹ̀ kò ṣe é fọwọ́ bù sẹ́yìn. Nítorí ẹ́ èmi ní káàdì ìṣe o, nítorí ó ṣe kókó fún òṣìṣẹ́ ilé iṣẹ́.

Rárá o, èmi ò kí ń gbọ́ podcast o. Ẹbí mi pé kín n ìdí tí ń kìí fi ń gbọ́ podcast? Nítorí owó tí wọ́n máa ń já àti àwọn ìlànà tó le kó tó di wípé èèyàn lè ní podcast ni ìdí té mi ò kí ń fi ń gbọ́ podcast o. Nígbà tí àwọn ǹkan mí bí boomplay, bí audiomack tó wà tí ó sì le jù fénìyàn láti ní irú ǹkan bẹ́ẹ̀ ní orí fóònù rẹ̀. Òun ni mo máa ń gbọ́ tí mo sì máa ń fi ń gbọ́ orin lórí YouTube. Òun ni mo máa ń fi ń wo àwọn fíìmù. Èmi ò kí ń gbọ́ podcast o nítorí wípé èmi lérò pé ẹni bá lówó tó gara tán, tó sì ní ẹ̀fọn lè kaná, irúfẹ́ wọn ni ó yẹ kó máa gbọ́ podcast. Bóyá tí ń bá wá lówó lọ́la o, tó kàn mí balẹ̀ jù báyìí lọ, hinhn, ń ò lè máa gbọ́ podcast.

Yorùbá bọ̀ wọ́n ní wípé inú dídùn ni máa ń mo orí ya. Mo jíyàn kan tí ó nífẹ̀ẹ́ àti máa rẹ́rìn-ín. Alákọ̀ọ́kọ́ bí n bá ń gbọ́ orin tí mo nífẹ̀ẹ́ sí jù lọ, a! N óò máa rẹ́rìn-ín. Ẹlẹ́ẹ̀kejì, bó lólùfẹ́ mi bá ń bá mi sọ̀rọ̀ látọ̀rí fóònù mi tí à ń barawa sọ̀rọ̀ lórí ẹ̀rọ àgbéká yìí tí ó sì ń sọ àwọn ọ̀rọ̀ èyí tó lè máa dẹ́rìn-ín pani, n óò máa rẹ́rìn-ín. Ẹlẹ́ẹ̀kẹta ni tí mo bá ń wo àwọn eré lórí fóònù mi, èyí ti a máa ń ṣe dá máa ń fi dẹ́rìn-ín pòṣónú, n óò rẹ́rìn-ín. Àti wípé bí n bá gba owó ńlá lórí ẹ̀rọ fóònù mi, bí a oníbàárà mi ra ọjà tàbí wọ́n san owó tí mi ò tíẹ̀ fọkàn sí, inú mi yóò dùn, n ó sì bú ṣẹ́rìn ayo béyàn sì sọ nǹkan lẹ́gbẹ́ mi tí ó, ó, ó ya ni lẹ́nu tí ó sì lè pani lẹ́rìn-ín, n óò rẹ́rìn-ín. Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín nìyẹn.

Ìpè fídíò. Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìpè fídíò. Kí nìdí tí mo sì má n fi ṣe ìpè fídíò? Alákọ̀ọ́kọ́, arákùnrin mi yìí tí n ṣe olólùfẹ́ mi. Ó jẹ́ ẹni tó jẹ́ wípé a kò jọ gbé ní orílè èdè kan náà. Òun wà lókè òkun, èmi sì wà ní ilé aláwọ̀ dúdú, èyí tí n ṣe Nàìjíríà. Orí ìpè fídíò yìí náà la má n pèra wa sí. Ta má n fi rí ojú ara wa, ta má n fi wo bó nikaluku se n ṣe, ta fi bá ara wa gbé ìgbé ayé wa lójoojúmọ́ bí ẹni wípé a n ríra wa. Mo tún má n ṣe ìpè fídíò nígbà tí mo bá fẹ́ bá ìyá ìyá mi sọ̀rọ̀, èyí tí o wà lábúlé. Nítorí ọ̀nà jìn, orílè èdè mi náà sì ni wọ́n wà. Àwọn wà ní ìlú Benin Republicì, èmi wà ní ìlú Nàìjíríà. Orí ìpè fídíò yìí náà ni n má n pè wọ́n sí, tí mo má n fi wo àláfíà wọ́n àti ojú wọ́n, bóyá wọ́n sanra sí ní o àbí wọ́n ti rìn. Ẹ̀leẹ́ kẹta, bí mo bá rán àwọn òṣìṣẹ́ mi ní iṣẹ́ lọ ibi kan, bóyá wọ́n rí nǹkan tí mo rán wọ́n, wọ́n ó fẹ́ pè mí ní ìpè fídíò láti lè fi hàn mí bí wọ́n ò bá fẹ́ yà bí nǹkan ṣe lọ lọ́wọ́lọ́wọ́ lásìkò náà láti lè jẹ́ kí n mọ bí nǹkan ṣe nlọ àti ohun tó n lọ àti nǹkan tan fẹ́ rà àti ohun tan rí. Èmi má n ṣe ìpè fídíò torí ó dára.

Hmm, ètò kí í ṣíṣe. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí òwe Yorùbá bọ̀ wọ́n ní "ẹni tí ó bá kùnà láti ṣe ètò ǹkan sílẹ̀, hmm, yóò pàdánù àsìkò tó yẹ kó fi máa ṣe ǹkan tó dára". Ó dá kí ènìyàn máa ṣe ètò ǹkan sílẹ̀. Èyí máa ń mú kí iṣẹ́ yá, ó sì máa ń mú kí iṣẹ́ rọrùn. Bí ènìyàn bá ṣe ètò ǹkan sílẹ̀, ó máa jẹ́ kí ènìyàn tètè rí àwọn kùdìẹ̀kùdìẹ tàbí wàhálà tí ènìyàn le fẹ́ dojúkọ ní ọjọ́ iwájú lórí àwọn ǹkan tó ti ṣe ètò sílẹ̀. Èyí yóò sì mú kó gbáradì láti lè borí wọn àti láti lè ṣe àṣeyọrí èyí tó péye tó sì péye lórí iṣẹ́ rẹ̀. Èmi máa ń ṣe ètò ǹkan torí ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀, ó sì máa ń mú kí iṣẹ́ mi kó yá. Ó máa ń jẹ́ kí n tètè rí ìdáhùn sí ǹkan tí mo fẹ́.

Hmm ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ àbámẹ́ta, èyí tí ń ṣe ọjọ́ kẹfà nínú ọ̀sẹ̀. Ó jẹ́ ọjọ́ tó jẹ́ wí pé mo máa ń lò láti fi sinmi, ó jẹ ọjọ́ tí mo máa ń fi tọ́jú ilé tí mo sì máa ń ní ìgbà tó pọ̀ láti lò pẹ̀lú ọmọ mi. Ẹ̀má tí rẹ̀ yóò jọ jókòó, a ó jọ sọ̀rọ̀, a ó jọ gbé ìyẹ̀wò ohun tó ṣẹlẹ̀ láàárín ọ̀sẹ̀, boyá ohun tó ṣẹlẹ̀ ní ilé-ìwé rẹ̀ ni láàárín wọn àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tàbí láàárín àwọn ọmọ kíláàsì rẹ̀ síra wọn. Ó sì máa ń mú kémi náà ní ààyè láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀. Ọjọ́ àbámẹ́ta èyí tí ń ṣe ọjọ́ kẹfà nínú ọ̀sẹ̀, èyí tí eléyìnbọ̀ ń pè ní ọjọ́ sáàtídé. Ohun ni mo fẹ́ràn jù torí mo máa ń ní ààyè láti pe àwọn òbí mi náà n wò kí wọn. Kódà ọjọ́ yìí ni mo máa ń yàn láàyò láti lo náájú, mo sì máa ń pẹ́ dáadáa ní ilé eré ìdárayá.

Ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́ fún ìṣe mi, òun ni ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tí a mọ̀ sí ẹ̀rọ kayélujára. Ayé ti wá lajú, ayé sì ti dàgbà tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé ẹni tí ò bá mọ nǹkan tó ń lọ lórí kayélujára bí ẹni tó wà ní ayé èyìn ni. Ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ò dá lọ́pọ̀lọ́pọ̀ ní ayé tí a wà yìí. Ẹni bá mọ̀, iṣẹ́ rẹ̀ yóò yá. Ó bá ní ohun kan tó dàbí pé ó dàbí ìṣòro tàbí tó fẹ́ ro lóju, ìmọ̀ ẹ̀rọ yìí yóò fún un ní ìdáhùn, yóò sì mú kí gbogbo nǹkan kó rọrùn. Iṣẹ́ tó yẹ kó gba ni ní wákàtí méjì, bá a bá ní ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà, iyìí ẹ̀rọ kayélujára yìí, yóò sì sọ iṣẹ́ náà di ọgbọn ìṣẹ́jú. Àti wípé mo ní ìlò rẹ̀ torí yóò ràn mí lọ́wọ́ dáadáa láti ṣe àmójútó káràkátà olùbáa-ra mi àtàwọn olùtajà mi. Bọ́jà ṣe ń lọ, bówó ṣe ń wọlé, yóò jẹ́ kí n mọ bó ṣe ń lọ dáadáa láìkúrò ní ibi tí mo wà, bó jẹ ilèmi. Tí n bá ní ìmọ̀ ẹ̀rọ yìí, ùn ó rí i dájú wípé kò sí èèyàn kankan tó fẹ́ jí mi lọ́jà lọ tàbí kí owó mi kó dúró síbi kan. Ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ló wù mí láti kọ́.

Bó jó bá rọ̀, ara tú lé, ara tú ọkọ, ara tú ọ̀dẹ̀dẹ̀, ara tú ibi gbogbo. Ó ní ohun tó máa n ṣẹlẹ̀ pẹ̀lú òjò rírọ̀ lára. Kò ní wu ènìyàn láti jáde láti ṣe nǹkan kan. Bó jó bá rọ̀, ohun tó máa ń wù mí àti ṣe ni kí n wà níbi tí n bá wà. Bó jẹ́ ilé lọ ká mi mọ́, n óò dúró sílé. Bó jẹ́ ibi iṣẹ́ ni, n óò wá yà àti sáré kúrò ní ibi iṣẹ́ padà sí ilé. Ọjọ́ tó jó bá rọ̀, iṣẹ́ ò ń fi bẹ́ẹ̀ yà mí àti ṣe. Nítorí ìdí èyí, bó jó bá ká mi mọ́ ilé, mo máa fi aṣọ tó bú ara bú ara. N óò sì wá tíì tó gbóná mú. N óò sùn. N óò sinmi. Bí m bá tú jí, n óò tan tẹlifíṣàn láti máa wòó. Nítorí wípé tó jó bá ń rọ̀, n kì í ń kánjú àti ṣe nǹkan kan. Pẹ̀sẹ̀ ni mo máa fi n ṣe gbogbo nǹkan tí ara yóò sì tú mí wọ̀ tí ò ní dàbí pé kí n ti ẹ ṣe nǹkan kan ju kí n jẹun, kí n jókòó síbí kan, kí n sì máa wo tẹlifíṣàn.

Àwon oníbàárà mi owọ́n, àwon ni okoòwò ẹ̀mí mi, àwon l'ẹ̀mí iṣẹ́ mi, àwon l'ẹ̀mí okoòwò mi. Mo ma ń bá àwon oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, sùúrù àti ìfẹ́. Kò sì sí bí mi ò ṣe ń bá àwon oníbàárà mi sọ̀rọ̀. Mo lè kọ́kọ́ ṣà wọ́n, kí n kì wọ́n, kí n bèèrè ọkọ wọn, kí n bèèrè aya, kí n bèèrè ọmọ, kí n bèèrè àlááfíà wọn. N ó wá bèèrè pé, báwo ni àwon ọjà ti won ń rà lọ́wọ́ mi, ṣe áje ń bu'gba jẹ? Ṣ'ọjá wọ́n ń yá? N ò bèèrè àwon àdojúkọ ti woń n dojúkọ. N ó sì ń bèèrè bóyá wọ́n nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ mi láti jẹ́ kí ọjà ti woń n rà lọ́wọ́ èmi náà kó ya látọ̀dọ̀ wọ́n. Pẹ̀lú ìfẹ́, t'ẹ̀rín t'ọ̀yáyà àti ìrẹra ẹni sílẹ̀ ni mo fi ma ń bá àwon oníbàárà mi sọ̀rọ̀ o. Torí ẹni tí ò bá l'aájò tí ò l'ọ́yáyà, báwo ni yóò ṣe ní oníbàárà púpọ̀ láti bá a rajà? Oníjàgídíjàgan ò lè ṣe okoòwò o.

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń fọ́n o. Nítorí wípé n kò ní àǹfàní láti kọ́ ọ ni. Ṣùgbọ́n mo mọ̀ wípé ó níṣe pẹ̀lú orin kíkọ. Èmi sì ní ìfẹ́ àti kọrin. Mo mọ̀ wípé a ti máa ń fọ́ dùùrù, ó níṣe pẹ̀lú àwọn olórin. Àwọn tó bá wà nílàlọ́rin àbó ohunkóhun tó bá níṣe pẹ̀lú orin. Ṣùgbọ́n nígbà tí n kò wá rí ẹni tí yóò kọ̀ mí ń kọ. Àti wípé àwọn èèyàn ń lérò wípé fí ń fọn fèere tàbí dùùrù iṣẹ́ ọkùnrin ni. Wípé iṣẹ́ akọni kì ń ṣe fún abo. Abo sì ni mí. Ṣùgbọ́n iyen o wà ní wípé tí ń bá rí ẹni tí yóò kọ̀ mí kì má kọ ò o. Nítorí pé ara ohun èlò orin náà ni kí a máa ń fọn ǹkan bí fèrè, bí dùùrù. Bí mo bá rí ẹni kọ̀ mí, n ó kọ́ bí a ti ń fọ́n. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí, mi ò mọ̀ bí a ti ń fọn ǹkan bọ̀

Bí n bá fẹ́ lọ sùn, èmi kò ní ìfẹ́ sí àti wọ aṣọ kan lọ títí bẹ́ẹ̀ yẹn. Nítorí wípé mo jẹ́ ènìyàn kan tí kò ní ìfẹ́ òru. Ṣùgbọ́n bó ṣe tí aṣọ wíwọ̀ lọ sí ibùsùn, n ó wá aṣọ kékeré kan wọ, èyí tí o le jù tí àwọ̀ rẹ fẹ́lẹ́, n ó mú sókè ara mi. N ó wá wọ ṣòkòtò pẹ́npẹ́ tó fẹ́lẹ́ gidi tí atẹ́gùn lè wọnú rẹ̀, n ó wá wọ̀ ọ́ yẹn sí salẹ̀ mi láti fi bo ìhòòhò mi gẹ́gẹ́ bí obìnrin. Ìgbà mí sì ni, mí kò ní ìfẹ́ àti wọ nǹkan kan lọ sí orí ìbùsùn mi. Bẹ́ẹ̀ni n ó ṣe sùn torí wípé bí ọ̀ bá wọ aṣọ gbà mí, ó fẹ́lẹ́ o kò fẹ́lẹ́ òru yóò mú ni. N kò sì fẹ́ nǹkan tí ò ní jẹ́ ẹ̀sùn dáadáa.

Àwọn ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ lẹ́yìn tí a bá ti jẹ oúnjẹ alẹ́ tán ni. Mo nífẹ́ àti máa kàwé. Àh! Mo nífẹ́ àti máa kàwé gidigidi. Ó ní ìwé yìí tí ó wà lórí fóònù mi, ìyẹn ẹ̀rọ alágbèéká mi, èyí tí mo gbà láti orí ẹ̀rọ kayedujara sórí fóònù mi. Igbàkúgbà ibikíbi ni mo ti lè ṣí ìwé yìí láti máa kà. Àwọn ìtàn aládùn tó lárinrin sì pọ̀ nínú ìwé náà. Lásálẹ́ ìwé ni mo máa ń kà. Lẹ́yìn ìwé kíkà, n ó wá gba àdúrà bí wákàtí kan àti àbọ̀. N ó fi ọjọ́ mi lé Ọlọ́run lọ́wọ́, n ó sì dupe ọjọ́ náà, n ó sì fi pé mo fẹ́ lọ sùn sí ọwọ́ Ọlọ́run lọ́wọ́. Ohun méjì tí mo máa ń ṣe nìyẹn. Ìgbà kookan ni mo máa wa ń wá ṣe eré ìná ara. Ìyẹn ìdárayá lẹ́ekookan lálalẹ́, bí fún bí ọgbọ̀n iṣẹ́jú kí oúnjẹ tí mo jẹ kó lè baà lọ dáadáa lára.

Àh omi, èmi ní ìfẹ́ àti máa ń mu omi púpọ̀ o. Kò rí wípé omi ta bá mu, òun ni yóò di ẹ̀jẹ̀ tó wà lágọ ara wa. Omi tí mo máa ń mu lójúmọ́ máa ń tó ọgọ́rùn lítà kan. Bẹ́ẹ̀ni, ó máa ń tó ọgọ́rùn lítà kan. Kódà nígbà mi mo máa ń mu jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo sì máa máa tọ̀ ọ́ bí àkérèé. Nítorí àmujù omi mi. Omi dá lára o. Kò ń jẹ́kí ó tètè rẹ ni, kò sì ń jẹ́kí ẹ̀jẹ̀ yẹn gbẹ. Bẹ́ẹ̀ sì ni kò kín ń jẹ́kí èèyàn ó mọ̀ wípé ìtọ́ ń gbẹ lẹ́nu òun, tàbí ọ̀fun òun, ó ń ta òun, ó ń gbẹ òun. Kò da kí èèyàn máa ma mu omi. Bí èèyàn bá mu omi dáadáa, yóò máa tọ àwọn àìsàn jáde kúrò ní ara. Iwọ́ ní ibà ni yóò tọ́ ọ jáde. Kò sì ń jẹ́kí ó rẹ ni, ó sì máa ń fúnni lẹ́jẹ̀ tó pọ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ti gbọ́, omi dá lára. Ó sì máa ń jẹ́kí oúnjẹ náà kí ó lọ dáda lára. Àti wípé bí èèyàn bá fẹ́ yàgbẹ́, wọ́rọ́wọ́ ni èèyàn yóò yàgbẹ́ nígbà tí èèyàn bá mu omi púpọ̀.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ni èso ọ̀gẹ̀dẹ̀. Ah! Ọ̀gẹ̀dẹ̀ omimi, ọ̀gẹ̀dẹ̀ dá lárá. Bẹ́ẹ̀ni, kò sí si ohun kan tí a kò le fi ọ̀gẹ̀dẹ̀ dá lárà. Kódà àwọn mìíràn wọn máa ń ṣe tí wọ́n ó máa ń mú bíi omi. Mo nífẹ̀ẹ́ áti máa jẹ ọ̀gẹ̀dẹ̀, tí bá wá rí ẹ̀pà, ah! Olúwa o. Kò sí ǹkan mọ́, mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀ àti ẹ̀pà látara dà lẹ́. Mo nífẹ̀ẹ́ bó ṣe rọ̀, bó sì ṣe dùn. Bí n bá jẹ ọ̀gẹ̀dẹ̀ àti ẹ̀pà, ẹbí kìí pa mí. Mi ò ní mọ̀ wípé n kò tí fi oúnjẹ aláta kankan gán an sẹ́nu. Ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn jù láyé mi láti máa jẹ léso àti ẹ̀pà.

Kò kú sí iṣẹ́ tó wà tí ò sí ìṣòro tàbí àdojúkọ. Nítorí wípé oríṣiríṣi ènìyàn ni nìyàn yóò bá pàdé ní iṣẹ́. Oríṣiríṣi oníbàárà ni èèyàn yóò bá pàdé lẹ́nu iṣẹ́ náà. Ṣùgbọ́n sùúrù ló n so gbogbo. Sùúrù ni mo máa ń fi kojú ìṣòro iṣẹ́ mi. Bẹ́ẹ̀ni pẹ̀lú ọkàn wípé kì yóò ṣi é wù. Nǹkún ń fòyà, bẹ́ẹ̀ni nǹkin ń bẹ̀rù. Nígbà tí n bá rí ìṣòro kankan tàbí àdojúkọ kan, mo máa ń ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run wípé ìṣòro náà yóò di ayọ̀. Sùúrù ni mo máa ń fi kojú ìṣòro iṣẹ́ mi. Bẹ́ẹ̀ sì ni mo máa ń gbàdúrà sí Elédùmarè wípé kó bá mi yí ìṣòro náà padà sí ayọ̀ fún mi. Mo sì máa ń ní ìrètí àti ìgbẹ́kẹ̀lé wípé kò sí nǹkan tí yóò fẹ́ dá, tí ò sí ìdojúkọ díẹ̀ tí yóò ní tẹ̀lé rẹ̀. Sùúrù ni mo máa ń fi kojú àwọn ìṣòro ní iṣẹ́.

Kò sí ìgbà tí èmi kì í fọ aṣọ. Ṣùgbọ́n mo máa ń mú ọjọ́ kẹfà, ọjọ́ ìyen ojo àbámẹ́ta nínú ọ̀sẹ̀, mo máa ń mu láti fi fọ aṣọ. Òun lọ́jọ́ tí mo yàn sọ́tọ̀ gede gbé láti fi máa fọ aṣọ. Kì í ṣe wípé mi kì í fo aṣọ ní ọjọ́ ajé o, ìyẹn ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ tàbí ọjọ́ ìsinmi tàbí ọjọ́ ẹtì, èyí tí í ṣe ọjọ́ karùn-ún ọ̀sẹ̀. Kò sí ọjọ́, kò sí ìgbà tí n kì í fo aṣọ. Bo jẹ́ láàárọ̀, bo jẹ́ lọ s-- bo jẹ́, bo jẹ́ lálẹ́, kò sí ìgbà tí n kò lè fo aṣọ. Ó ní ṣe pẹ̀lú boyà mo wà nílé àbí mi ò sí nílé. Ó ní ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ fọ̀ ní àsìkò yẹn. Táṣọ bá pọ̀ jù nílẹ̀ fún mi, n ó rí wípé mo fọ̀ láàárẹ̀, láàárín ọ̀sẹ̀, kó tó di ọjọ́ kẹfà, ìyẹn ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀. Ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn.

Oṣù kejì. Nínú oṣù kejìlá ni a bí mi. Oṣù méjìlá la ni. Oṣù kejì yìí jẹ́ oṣù Èrèlé lédè Yorùbá, èyí tí àwọn olóyìnbo mọ̀ sí February. Oṣù Èrèlé jẹ́ oṣù ìbùkún, oṣù ọ̀pọ̀, oṣù táwọn èèyàn rí tí oṣù àánú. Oṣù yìí sì jẹ́ oṣù tí àwọn àyájọ́ olólùfẹ́ mú ní gbogbo orílẹ̀èdè àgbáyé láti máa ṣe àjọyọ̀ ìfẹ́. Òun ni yóò mú wọn máa fúnra wọn ní ẹ̀bùn. Ẹlòmíràn yóò wọ aṣọ kan náà pẹ̀lú olólùfẹ́ rẹ̀, ìyìn aṣọ pupa pẹ̀lú aṣọ funfun, èyí tí àwọn èèyàn mọ̀ sí àmì ìfẹ́. Oṣù kejì yìí sì jẹ́ oṣù Èrèlé nínú oṣù méjìláta ni ilẹ̀ Yorùbá ni a bí mi, tó lóyìǹgbó ń pè ní February.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Nítorí wípé tí àsìkò òtútù bá dé àwọn aṣọ yìí ni ń ó máa fi bu ọra tí ń ó sì máa wọ̀ láti lè fi dáàbò bo ara mi kí òtútù má bá pa mí. Mo ní aṣọ òtútù márùn ún. Ǹkan aláwọ̀ omi aró, mo ní aláwọ̀ funfun ẹyọ kan, mo sì ní aláwọ̀ dúdú méjì. Ẹyọ kan tókù aláwọ̀ ewé ni. Aṣọ òtútù márùn ún ni mo ní. Èyí tí ó le dán, tó sì ní pọn lọ́wọ́ tó jẹ́ wípé òtútù kóòtútù kan tàbí ọyẹ́kọ́yẹ́ kan gan kò lè gbé mi lọ nínú rẹ̀ nígbà tí mo bá wọ̀ ọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ nǹkan pàtàkì lára àwọn ohun ẹ̀ṣọ́ tí obìnrin máa ń lò. Obìnrin tó bá ṣe ẹ̀ṣọ́ sára tàbí tó ní ìfẹ́ ohun ọ̀ṣọ́ tí ò ní ago ọwọ́, oge ṣíṣe rẹ̀ ò tí pẹ́. Èmi ní ìfẹ́ ago ọwọ́, tó bẹ́ẹ̀, ago ọwọ́ tí mo ní wọ́n ń lọ bí meje. Mo ní aláwọ̀ góòlù, bẹ́ẹ̀ sì ni mo ní ìmíì ta fi awọ ẹranko ṣe. Àwọn aláwọ̀ góòlù ago tí mo ní irin ni wọ́n. Bí n bá wọ ago ọwọ́ mi ní ọjó kan ṣe lá dàbí wí pé n kò pé nígbà tí n bá mọra tán. Ago ọwọ́ mi mo fi máa tún ń fi wọ àsìkò nígbà mí tí n bá wà níbi iṣẹ́ láì tíì wo orí fóònù mi gan. N ó wọ ago ọwọ́ mi láti lè mọ bí ìgbà àti àkókò mi bo ti ṣe lọ só.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọrùn sára. Ìdáàbòbò oorùn, ó máa ń nípọn òṣèkókó kí a ní ìpara tí ó ń dáàbòbò oorùn. Gẹ́gẹ́ bí ọmọ dúdú tí mo jẹ́, tí n bá fẹ́ kí n dúdú ju bí mo ti dúdú sí yìí, mo gbọdọ̀ máa fi ìpara ìdáàbòbò ọrùn sára. Àwọn ẹlòmíò bí kì í tà ó láti ní ìpara ìdáàbòbò oorùn yìí, ṣùgbọ́n èmi mọ ìwúlò rẹ̀. Nítorí wípé ìpara ìdáàbòbò ọrùn yìí dà gidi gan, kò ń jẹ́ kí ọwọ́ líle òorùn kó ba ojú mi jẹ́ tàbí ara mi, kò sì ń jẹ́ kí n jóná ju báyìí lọ. Ó máa ń dáàbòbo ojú mi àti ara mi kúrò lọ́wọ́ àwọn ohun ìjàmbá tí òorùn lè fà sí ara. Èyíi nìdí tí mo fi máa ń lo ìpara ìdáàbòbò oorùn, nítorí wípé ó dáàbòbo ara mi kúrò lọ́wọ́ ewu tí oòrùn líle máa ń mú wá.

Nígbà ń bá jí ní òwúrọ̀, àkọ́kọ́ ohun tí mo máa ń ṣe ni láti gba àdúrà. Bẹ́ẹ̀ ni, àdúrà ni ọ̀pá Kristẹ́nì. Kristẹ́nì tí ò bá mọ̀ bí a ti ń bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀, èṣù yóò ji láyọ̀ ọ́. Àkọ́kọ́ ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ ni láti gba àdúrà. Lẹ́yìn yẹn, n ó dìde, n ó lọ mu omi, n ó padà síbi ibùsùn mi, n ó tún ìbè ṣe, n ó wa bọ́ síta láti tún àyíká mi ṣe bóyá mo fẹ́ gbá ilẹ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ ni kó tó di wípé mo kọjá sí ilé ìdáná láti gbé ohun tí mo máa jẹ kaná. Nígbà tóuńjẹ bá wà lórí iná, n ó lọ sí balùwẹ̀ láti lọ bọmi sára. Nígbà mi bá wẹ̀ tán, n ó wá wo oúnjẹ tí mo gbé kaná sórí iná. Bí ó ti jiná, bí ò jiná, n ó máa pa ara mi, n ó sì máa múra bisẹ́. Bó ń jẹ bá jiná, kí n bú ń jẹ fún ọmọ mi, kó máa jẹ kí èmi máa fi ìyẹ́ múra àti máa ṣe ìgbáradì láti máa lọ ibi iṣẹ́ èmi náà. Bó jẹ́un tan kí n bá bú ouńjẹ sínú abọ́ oúnjẹ rẹ̀ tó ń gbé lọ ilé ìwé rẹ̀, bí n bá ṣe ìyẹn tán, èmi náà yóò bu tèmi sínú abọ́ tí n ó gbé wá sí ibi iṣẹ́, a ó rọ omi, a ó jọ kúrò nílé papọ̀. Àwọn nǹkan táà n ṣe láàárọ̀ náà nìyẹn. Àwọn nǹkan tí mo máa ń ṣe l'òwúrọ̀ kọ̀ọ̀kan bí mo ṣe ń ṣe náà ni mo ṣe sọ yẹn. Àdúrà, omi mímu, ilẹ̀ gbígbá, lílọ sí ilé ìdáná gb'ounjẹ sórí iná, lílọ balùwẹ̀ lọ wẹ̀, ní múra láti lọ ibi iṣẹ́ àti ní múra fún ọmọ mi láti ṣeto rẹ̀ fún ilé ìwé, a ó sì jáde lọ gan.

Ìpolówó ọjà ni àgúnmu owò. Àwọn ìlànà ìpolówó mi pé oríṣìríṣí, bíi méjì sì mẹ́ta. Ká sọ wípé mẹ́ta. Ìpolówó àkọ́kọ́ ni, lílọ sórí ẹ̀rọ káyélujára láti lọ jẹ́ kí àwọn ènìyàn mọ ohun tí mò ń tà. Èkejì ni lílọ sí ilé iṣẹ́ amóhùnmáwòrán láti lọ gba àyè bó jẹ́ ìṣẹ́ ju mẹ́wàá láti lè jẹ́ kí wọ́n bá mi gbé ohun tí mò ń tà sórí afẹ́fẹ́ kí àwọn tó wà níle loko kò n lè gbọ́ kó n sì lè mọ̀ nípa ohun tí mò ń tà. Ikẹta ni pé n ó lọ sí ilé iṣẹ́ gbohùn gbohùn èyí ti à ń pè ní rédíò láti jẹ́ kí àwọn tó wà nínú abúlé tí wọ́n kò rí iná àti wo tẹlifíṣàn gbọ́ nípa okoòwò mi àti ohun tí mò ń tà. Ikẹrin ni láti tẹ ìwé pélébé jáde tí ń ó sì máa pín kiri àdúgbò. Àwọn ọmọ isẹ́ mi náà yóò bọ́ síta lójoojúmọ́. Wọn ó mú àsìkò kan láti lọ pín gbogbo àwọn ìwé pélébé yìí kiri àdúgbò kí àwọn èèyàn lè mọ̀ nǹkan tí mò ń tà. Paríparí rẹ̀ ni wípé mo wà ní pátákó ńlá kan èyí tó dàbí àwòrán, èyí tí mo ṣe síwájú ilé isẹ́ mi. Ti awon ẹ̀eyàn tó n bá n bọ̀ láti apa otun apa osi látòkè yóò rí i máa wo nǹkan tí mò ń tà, wí pé wọ́n ń ta iru nǹkan báyìí níbí bí yìí. Àwọn ìlànà ìpolówó mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí wípé àwọn ǹkan mìí a kì í fojú ri lọ́jà. Ṣùgbọ́n lórí Íńtánẹ́ẹ̀tì nìkan náà la ti lè ṣe alábàápàdé wọn. Bó ti lè jẹ́ wípé lójú àwọn ǹkan tí mò ń rà lórí Íńtánẹ́ẹ̀tì, n kò yí ra oúnjẹ tí a ti sè lórí Íńtánẹ́ẹ̀tì o. Ṣùgbọ́n àwọn ǹkan bí aṣọ, bí irun, bí àwọn ǹkan ìdáná, èyí bí bọ́ọ̀tù tí a fi ń dáná. Èyí yóò mú kí àdíkùú dé bá jàmbá fún mi nítorí pé àwọn ǹkan wọ̀nyí, n kò rí wọn sójú àti wípé n kò lè jẹ wọ́n tí wọ́n a ó fi ṣe àkóbá fún àgọ́ ara mi. Mi ò lè ra oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì torí mi ò mọ oun tó fi sè é. Ṣùgbọ́n láti lè wà ní abẹ́ àbò ni mo fi máa ń ra àwọn ǹkan tí a kì í jẹ lórí Íńtánẹ́ẹ̀tì.

Hmm, iyán funfun lẹ́lẹ́, ọba nínú oúnjẹ. Bẹ́ẹ̀ni o, èmi fẹ́ràn atí máa jẹ iyán gan. Bó tilẹ̀ jẹ́ wípé n kò ní apá tí a fi le gún iyán, ṣùgbọ́n tí mo bá rí iyán tó fẹ́lẹ́ bíi etí àwo, tí mo wá rí ẹ̀gúsí tó da, èyí ta fi àwọn ẹran ìgbẹ́ ṣe lọ́ṣọ̀ọ́, tí epo jú rẹ̀ gúnrégé, tí atá inú rẹ̀ sì wà ní ìwọ̀nba, èyí tí a kò fi iyọ̀ já, n ó jẹ bàsíà iyán mẹ́fà. Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ iyán torí wípé ó ń jẹ́ ògidì ti ilẹ̀ Yorùbá ni. Ọ̀pọ̀ ènìyàn sì ni wọ́n ò mọ bó ṣe ń ṣe é. Ṣùgbọ́n ayé ti dára báyìí. Pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì, wọ́n ti ṣe àwọn ohun èlò tó máa ń mú óúnjẹ yá kánkán. Èyí tẹ́lẹ̀ pé ó lè lọ iṣu tó bá ti sè tí yóò sì di iyán. Èmi nífẹ̀ẹ́ ẹ́, mo sì fẹ́ràn tí máa jẹ iyán gidi gan.

Irú bàtà tí mo fẹ́ràn àti máa wọ̀ tí mo sì máa ń wọ̀ ni àwọn bàtà ìdáàbò bo ẹsẹ̀, bàtà pẹlẹbẹ. N kò nífẹ̀sí bàtà tii eyii torí gogoro. Mo jẹ́ èèyàn kan tí ó fi bẹ́ẹ̀ ga jù. Mo lómi lára, n kò sanra jù. Bàtà pẹlẹbẹ, èyí tó máa ń dáàbò bo ẹsẹ̀ ẹni, òun ni mo máa ń wọ̀ torí mo lè fi sáré, mo lè fi rìn, kì í sì ń jẹ́ kí ẹsẹ̀ ro mí. Ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ láti dúró fún ìgbà púpọ̀ nígbà tí mo bá ṣe kátàkárà mi, tí mo bá sì ń dúnà oko òwò pẹ̀lú àwọn olùbárà mi. N kò nífẹ̀ẹ́ sí bàtà gogoro. Èmi ò kí ń wọ bàtà gogoro o nítorí wípé mi ò ní lè fi sáré, mi ò ní lè fi dúró fún ìgbà púpọ̀. Ìdí nìyí tí mo máa ń fi wọ bàtà pẹlẹbẹ, èyí tó máa ń dáàbò bo ẹsẹ̀ ẹni ní gbogbo ìgbà.

Ah! Ó ti ń lọ bí oṣù mẹ́fà báyìí kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ǹkan tuntun tí mo kọ ní bí a ṣe ń fi èso ọ̀gẹ̀dẹ̀, bá ṣe ń fi ṣe ohun mímu. A fi èso ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú èso kùkúḿbà, a fi ṣe ohun mímu aládùn. Èyí tó jẹ́ ohun tí a kò fi ohun adùn titi àwọn olóyìnbó kún rárá. Ọ̀gẹ̀dẹ̀ àti kùkúḿbà yìí tí a ṣe papọ̀, won ní o dáa fún àgọ́ ara, ó sì máa ń mú kí ilẹ̀ rẹni kó tún gbèrú sókè. Ohun tuntun tí mo kọ̀ nìyẹn ní ibi iṣẹ́. Bá ṣe ń mú ọ̀gẹ̀dẹ̀ àti kùkúḿbà papọ̀, bá ṣe ń fi ṣe ǹkan mímu tó dùn, kò dà bí won gbe sínú ohun ẹ̀rọ tí ń mú omi tutù níle. Yóò dì, kì yóò sì bàjẹ́. Ó sì dáa láti máa mójú kí a máa ra gbogbo àwọn nǹkan tí ò dáa tí wọ́n ti pògùn mọ́. Èyí tí wọ́n ń pè ní kóòkì níta yìí ó dà jù wọ́n lọ.

Ó ti ń lọ bí ogún ọdún sẹ́yìn, kì í, nígbà tí mo gùn ọkọ̀ akẹ́rù. Morantí ọdún náà loun, mi ò ju bí ọmọ ọdún méje sí méjọ lọ. Ọkọ̀ akẹ́rù tí mo gùn ò bọ́ sí ọjọ́ ọdún àwọn Mùsùlùmí, nígbà tí wọ́n ń lọ sí pápá ibi ìdí won Ọkọ̀ yìí wọ́n máa ń fi kó màlúù nií. Nígbà tí àwọn ẹgbẹ́ mi ti lọ, èmi sì wà lẹ́yìn ni mo bá bọ́ sínú ọkọ̀ akẹ́rù náà. Ni mo bá jókòó papọ̀ pẹ̀lú àwọn ẹrú tọn kọ àti àwọn èèyàn díẹ̀ tí wọ́n kó. Ló bá di pápá orí ibi tí wọ́n ti ń ṣe àdúrà Hídì náà. Láti ìgbà yẹn títí di bí mo ṣe wà yìí, mi ò mọ̀ pé mo tún jókòó ní orí ọkọ̀ akẹ́rù mọ́. Ìgbà tí mo wà ní ọmọdé ni ìwé bí ogún ọdún sẹ́yìn ni mo ti gun ọkọ̀ akẹ́rù gbeyin.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo rántí mo bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà fún àwọn ènìyàn nígbà tí mo wà ní ilé ìwé girama alákọ̀ọ́kọ́. Kíláàsì alákọ̀ọ́kọ́ ni mo wà ní ilé ìwé girama nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà fún àwọn akẹgbẹ́ mi. Kódà bí mo ṣe dàgbà tó yìí, bíi land lady mí ìyẹ́n eni tó nílé tí mo yágbe bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí àwọn ọmọ rẹ̀, èmi yìí náà ni yóò pè tí ń ó sì bá tẹ́, tí a ó sì fi rán ṣẹ́ fún àwọn ọmọ rẹ̀. Lo rí foonu. Ó sì jẹ́ wípé ká bá àwọn ọmọ ṣe iṣẹ́ àmúrelé wọn, èyí tí olóyínbò ń pè ní homework láti ilé ìwé. Tọ́baní kan ko lẹ́tà, wọ́n máa gbé wá sọ́dọ̀ mi láti bá wọn kọ́, láti tún ṣàlàyé fún wọn síi.

Èmi ò ní ọkọ́ o. Ṣùgbọ́n bàbá mi ní ọkọ́. Òwúrọ̀ ni mo máa ń bá bàbá mi fọ ọkọ́ tí ọ bá ti fẹ́ máa lọ sí ibi iṣẹ́. Wọn ó ti jí láàrọ̀ kùtùkùtù nígbà tí mo wà lọ́dọ̀. Mo ó bá wọn fọ ọkọ̀ náà tinu-teyìn nígbà tó bá wá di ọjọ́ ìsinmi. Nì ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ tá bá wà nílé, nígbà tá a bá ti dé láti ilé ìjọsìn, wọn ò tún gbé síta, wọn ò tún bá wọn fọ̀ tinu-tẹ̀yìn. Òwúrọ̀ la máa ń sábà fọ ọkọ́ ní ilé tiwa. Ẹ̀kankan la máa ń fọ ọkọ́ ní ìrọ̀lẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti máa jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfuurufú, èyí yóò mú mi máa rí gbogbo nǹkan tó ń lọ, bí i ojú ọ̀run àti sọ́mọ̀ tó funfun. N ó sì máa wo àwọn ilé tó ti di kéékèèké bí i aáyán, n ó máa wo bí ojú ọ̀run ṣe rí, n ó sì mú fóònù mi láti ṣe fídíò fún àwọn ènìyàn, torí ohun tí màá máa fi ojú rí ni mo ṣe máa ń ni fẹ́ àti jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfuurufú.

Pẹ̀lú ẹ̀mí akíkanjú àti ìrẹ̀lẹ̀ ni mo fi máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi bíi àgùntàn àti olùṣọ́ àgùntàn rẹ̀ ni. N kì í fi ọwọ́ tó le jù mú wọn, nítorí pé ọmọ ni wọ́n jẹ́ sí mi, wọn kì í ṣe ẹrú. A sì ní tó jù mìí lọ lọ́jọ́ orí nínú wọn. Níwọ̀n ìgbà tí mo fẹ́ jẹ́ kí wọ́n dàgbà, n kì í fi ọwọ́ burúkú mú wọn tàbí ọwọ́ tó le. Ọwọ́ ìrẹ̀lẹ̀, ọwọ́ akíkanjú, ọwọ́ adarí, ọwọ́ ìyá ni mo máa ń fi mú wọn. Mi ò fọwọ́ yẹpẹrẹ mú wọn, torí tí ń bá fi ọwọ́ yẹpẹrẹ mú wọn, wọ́n lè ṣe jàmbá, fun iṣẹ́ mi. Ọwọ́ ìfẹ́ ni mo fi máa ń fi darí wọn.

Ìgbà tí mo wà ní ọmọdé ni mo fẹ́ran ice cream, ṣùgbọ́n lónìí tí mo ti di àgbàlagbà báyìí, èmi kò fẹ́ran ice cream o. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fun yi, adùn tí mo fẹ́ran nínú ice cream nígbà tí mo wà ní ọmọdé. Mo fẹ́ran adùn èyí tí wọ́n pè ní vanilla. Mo fẹ́ran adùn vanilla nínú ice cream nígbà tí mo wà ní ọmọdé.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ jù ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Torí Yorùbá bọ̀ wọ́n ní wípé tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ẹ da gan. Lẹ́yìn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, mo níí fẹ́ ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ àti tẹ̀tẹ̀ bí eyan ba ṣe pàpọ̀ tó wá rẹ àlùbọ́sà sí, kódà látilé kẹwàá sílé ta tínse, wọn ó ti máa gbọ́n òrun rẹ̀ tí yóò ti máa já fikánfikán kí n wá rí ẹ̀bà tó tutù kí n fi ko ṣọ̀ù pẹ̀lú àwọn ẹja panla èyí ta tí yìí lata nẹ́ẹ̀fi náà. Ah! Ṣé ni orí mi yóò máa kọrin kí n wá rí ọtí ẹlẹ́rìndòdò tó tutù pẹ̀lú omi tó tutù kí n fi tẹ̀ẹ́ kí n gbin lórí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti ṣọkọ lí pelu ẹ̀bà tutù. Ah! Mo lè sùn fọn fọn bí ẹ̀fọ́n fún ọjọ́ méjì.

Kò sí bí mi ò ṣe lè ṣe irun mìí. Àrà tó bá wù mí ni mo máa ń fi irun mi dá. Mo rí ìgbà tó yẹ pé n ó gẹ̀ẹ́, yóò kéré bíi tọkùnrin, n ó wá kùn lọ́dà aláwọ̀ góòlù, n ó ní kí àwọn gerígerí kọ́ bá mi gerí alára sórí mi, wọ́n yóò fi ṣe àrà tó bá wù mí. Ìgbà mìí sì ni mo lè fi lẹ̀ kí n di ṣùkú, mo lè fi di kọjú sọ́kọ̀. Ìgbà mìíràn sì ni ń ó gbé irun òyìnbó sórí, èyí tí àwọn èèyàn ń pè ní wíìgì. Nígbà mìí sì ni wọ́n lè ṣe irun mi lásán bẹ̀ẹ́ kí n fi jẹ́ẹ̀lì síi, a lè fi ṣe jerry koili, èyí táwọn èèyàn tún mọ̀ sí pámì. Kò sí àrà tí ń wù mí fi irun mi dá, bó bá ṣe wù mí ni mo ṣe máa ń ṣe é.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ ma ń gba ogún ìṣẹ́jú láti lọ. Reverse ń bọ̀ pẹ̀lú ogún ìṣẹ́jú ni mo lò. Nítorí wípé ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé mi, èyí ni mo fi máa ń lo ogún ìṣẹ́jú láti rìn láti ilé mi lọ sí ibi iṣẹ́ mi lójoojúmọ́.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé mi ni ẹ̀kọ́ èdè Gẹ̀ẹ́sì. Mo nífẹ̀ẹ́ sí èdè Gẹ̀ẹ́sì púpọ̀ púpọ̀. Tó bẹ́ẹ̀ gẹ́, wun gbé dictionary láti máa wá àwọn ọ̀rọ̀ tuntun, àwọn ọ̀rọ̀ gírámálálá láti lè fi máa sọ̀rọ̀. Ngbà tó yá, mo gúyè nínú ẹ̀dẹ̀ ẹ̀kọ́ Gẹ̀ẹ́sì ni ilé ìwé mi nígbà tí mo wà ní èwè.

Irú orin tí mo fẹ́ràn tí máa ń gbọ́ ni àwọn orin jẹ̀lẹ́ńkẹ̀, àwọn orin dígí, orin tàkasúfèé, àwọn orin tó máa ń lọ ní wọ́rọ́wọ́, ohun tí a fi le ko ọmọ lóórun. Mo máa ń le fẹ́ àwọn orin tó ń dúró ní mẹ́lọ́mẹ́lọ́. Mo sì ní ìfẹ́ àwọn orin ẹ̀sìn.

Kí ènìyàn máa rọrùn nígbà tí ó bá ń sùn jẹ́ àpẹẹrẹ wípé ẹni oun oosùn dáadáa, bóyá kò se orí rẹ̀ dáadáa ní orí ibùsùn rẹ̀, tàbí kí àwọn ibìkan tí dí lọ́nà ọ́fún rẹ̀, èyí tí ò ní gbé atẹ́gun dáadáa wá sí imú, èyí tí ọ̀mù kẹ́ni máa fi ẹnu mí. Àpẹẹrẹ kejì ni ẹni tó bá sanra jù irú wọn, wọ́n máa ń rọrùn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n èmi n kò sanra, bẹ́ẹ̀ni mi ò ṣe ẹni tó tinrin, èmi kì í họrùn nígbà tí mo bá ń sùn, géẹrẹ ni mímì mi máa jáde síta.

Bẹ́ẹ̀ni, orí á máa fọ́ mi, orí á máa fọ́ mi nígbà tí mo bá ti ṣe wàhálà jù, tàbí mo ronú jù, tàbí mo rìn nínú òòrùn. Láìdi nǹkan borí, orí yóò máa fọ́ mi. Nígbà tí ó bá dàbí wí pé ó tẹ̀ mí díẹ̀ tí mo sì fẹ́ ní ibà, orí yóò máa fọ́ mi. Èyí làpẹrẹ wípé ara mi kò dá, ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Àwọn nǹkan mẹ́ta tó máa ń jẹ́ kí orí fọ́ mi nìyẹn. Yálà pé mò ń ronú, tàbí mo ṣe wàhálà jù tí mi ò sinmi, tàbí wípé ara mi ò fẹ́ dá pẹ̀lú àìsàn ibà. Àwọn nǹkan tó máa ń fa orí fífọ́ fún mi nìyẹn.

Bẹ́ẹ̀ ni, owó tí mò ń gbà dára tó gidigidi gan. Ó jẹ́ owó tí ó kan ni nígun ẹyìn. Owó tí mò ń gbà jẹ́ owó iṣẹ́ tí mò ń ṣe. N kì í bu owó léni jù. Bo ní bààrà mi bá wá, owó tó máa ṣe veggy nǹkan tó fẹ́ náà ni màá fún wọn. Bo sì jẹ́ ibi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ oṣù, tí wọn sì máa gbowó oṣù ni. Owó tó máa ká àti ńla àti bòmí, tí díẹ̀ yóò sì gbọ́ńlẹ̀ fún jíjẹ mímu. Òun náà ni mo máa ń gbà. Owó tí mò ń gbà ó dára tó, níwọ̀n bá ti ti àpò mi, tó sì yẹ fún ọmọ olúwa bí?

Kì ń ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ ìborùn. Ìborùn wà fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí obìnrin wọn a máa wọ ìborùn ní gbogbo ìgbà. Ṣùgbọ́n kì í ṣe dandan ni fún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti máa wọ ìborùn ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń wọ ìborùn èmi ò wọ ìborùn ní gbogbo ìgbà.

Mo nífẹ̀ẹ́ sí agogo mẹ́jọ alẹ́ nínú ọjọ́. Mo nífẹ̀ẹ́ sí agogo mẹ́jọ, agogo mẹ́jọ ni àkókò tí mo fẹ́ràn jù ní gbogbo ọjọ́ torí ní agogo mẹ́jọ yìí èmi yóò ti wà nílé, hun o ti parí iṣẹ́ ojúmọ́ mi.

Mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní dọ́gbádọ́gbá. Ní orí òjorí, ìká kan ju ìká kan lọ, mo máa ń pín dọ́gbádọ́gbá, tí ò sì ní fa wàhálà, tí ò ní fa ìrẹ́jẹ. Olókálukú yóò sọ iye tó bá tọ́ si, torí bọ́ ṣe yẹ kí nǹkan ríni yẹn. A ò ní fá orí àkọ́kọ́ ká nǹkan sí. Tọ́dátọ́dá orí òjorí ni mo máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àwọn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àwọn gbogbo. Kò sí ìgbà tí èmi ò kí ṣe ìmọ́tótó ilé mi. Ṣùgbọ́n gbogbo ọjọ́ Sátidé tí í ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹfà ọ̀sẹ̀ ni mo máa ń yà sọ́tọ̀ láti ṣe ìmọ́tótó èyí tó nípọn gidi sí inú ilé mi àtàyíká mi. Ojoojúmọ́ ọjọ́ ni mo máa ń gbá inú yàrá mi àti inú mi àti ní alẹ́ tí a bá fẹ́ sùn. Kò sí ìgbà tí èmi ò kí ṣe ìmọ́tótó. Kò sí ìgbà kan tí èèyàn dá tàbí tó yẹ sọ́tọ̀ láti ṣe ìmọ́tótó. Ìmọ́tótó jẹ́ ohun tó yẹ ká máa má ṣe ní ojoojúmọ́. Torí bẹ́ẹ̀, ojoojúmọ́ ni mò ń ṣe ìmọ́tótó ilé mi.

Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi ni, áàpù èyí tí à ń pè ní wátísapù. Ẹ̀rọ wátísapù yìí ni mo máa ń fi ń bá àwọn èèyàn mi sọ̀rọ̀. A lè ríra wa sójú nípa ṣíṣe ìpè fídíò. Ẹ̀rọ kejì tí mo tún ń lò ni ẹ̀rọ snapṣaati. Áàpù yìí mo máa ń fi ya fọ́tò ni. Áàpù kẹta ni fesibuúkù ìyẹn ìle ojú. Èyí ni mo máa ń fi bá àwọn ẹbí àti ará tó wà lọ́nà jíjìn sọ̀rọ̀ tó jẹ́ pé ó ti pẹ́ ta ti ríra tàbí ẹni tó mọ̀ wọ́n tó mọ̀ mi tó lè wà lórí áàpù náà, a lè máa ríra wa bá sọ̀rọ̀. Kódà lórí áàpù fesibuúkù yìí mo lè rí gbogbo àwọn èèyàn lágbàyé àti ẹni tí mi ò mọ̀ àti ẹni tó mọ̀ mi tí èmi fúnra mi gan ò mọ̀. Ó jẹ́ áàpù ti ó so gbogbo èèyàn lágbàyé papọ̀. Èyí tun tóbi ó sì yàtọ̀ sí wátísapù.

Agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí ní ojoojúmọ́. A sì máa ń ṣiṣẹ́ láti ọjọ́ ajé títí dá ọjọ́ ẹtì. Èyí tí ń ṣe ọjọ́ kárú nínú ọ̀sẹ̀, táwọn olóyìnbo ń pè ní Friday. Agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí ní ojoojúmọ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ ajé wa.

Ní ilẹ̀ Yorùbá ìkíni da kódà òun la fi n mọ ọmọlúàbí àtomo ta kọ́ nílé tó sì gba ẹ̀kọ́. Bí ọmọdé bá rí àgbà yóò kúnlẹ̀ yóò ki tó bá jọ́ binrin. Bí ọmọdé ọkùnrin bá rí àgbàlagbà yóò dọ̀bálẹ̀ yóò ki. Èmi máa n kí àwọn ènìyàn pẹ̀lú ẹ̀mí ìrẹlẹ àti ìtẹríba gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́. N óò kí wọn pé, “ẹ káàárọ̀ sà”, “ẹ ku ojúmọ́ o”, “ẹ káàárọ̀ mà”, “ẹ kọ̀rọ̀ ajẹ́ àná”, “ṣe ará le”.

Kò sí iye ìgbà kan pàtó tí mò ń fọ ọwọ́ lojoojumo. Nítorí wípé bí mo bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, n ó fọwọ́. Bí mo bá lọ tọ̀, bí mo bá tàba n ó fọwọ́. Bí mo bá fẹ́ jẹun náà, bí mo bá fẹ́ je ounje okele n ó fọwọ́ kí n tó jẹun, n ó sì fọwọ́ lẹ́yin rẹ̀. Bí bá ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdọ̀tí tàbí dọ́ọ̀stì, ó ti dọ̀tí ekaná mi àti ọwọ́ mi, n ó tún fọwọ́. Ká sọ wípé lẹ́nu ìgbà tí n bá débi iṣẹ́ láàrọ̀ tó sì di àsìkò tí n ó fi kúro ni bí iṣẹ́, n ó fọwọ́ tó ẹ márùn ún si emẹ́fà.

Rárá o, èmi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ reluwé ojú irin rí. Ṣùgbọ́n mo ti rí ọkọ̀ ojú irin rí nígbà tí mo wà ní kékeré ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ reluwé tí ó ní àyè púpọ̀ ní inú. Orí irin ìlárinilwé yìí ni ọkọ̀ ojú irin ti máa ń rìn lójú pópónà ọkọ̀. Mo ti rí i ṣùgbọ́n n kò tíì wọ ọkọ̀ ojú irin reluwé rí lọ sí ibikíbi.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Nítorí wípé Ọlọ́run nífẹ̀ẹ́ àgbo kékeré torí dídínù rẹ̀ ni láti sọ́ di ńlá, ni ìwé mímọ̀ táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wí. Níwọn ìgbà tí iṣẹ́ mi ti tóbi ní ìlú tí mo wà yìí, yóò tun wù mí láti fẹ iṣẹ́ mi sí ìlú òdìkejì níbi tí àwọn ènìyàn oun ti ní àǹfàní àti mọ nǹkan tí mò ń tà.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára nígbàtí mo bá ń jẹun. Ó dá kí ènìyàn ní ìwà tó dára nígbàtí ènìyàn bá ń jẹun. Nítorí pé tí ènìyàn o bá ní ìwà tó dára nígbàtí ènìyàn bá ń jẹun, ata yóò sápá ní orí. Ó sì ṣe é ṣe kí ẹni náà kó rí ìjàǹbá níbi pé kò ní ìwà tó dára ní ibi tí wọ́n ti ń jẹun.

Rárá o, èmi ò tí ì lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí o, nítorí pé gbogbo àwọn òṣìṣẹ́ mi ni wọ́n jọmọ́ dáadáa, wọ́n sì yáyìí, wọ́n jẹ́ olóòótọ ènìyàn, wọ́n sì jẹ́ àwọn ọmọ tó nìtẹríba. Wọn kì í ṣe àwọn ọmọ tó lójú kòkòrò tàbí tí wọn kò ní ìwà ọ̀yààyà sí àwọn oníbàárà mi. Wọ́n sì jẹ́ àwọn ọmọ tí ènìyàn lè fẹ̀yìnsílẹ̀ fún. Kódà ìgbà m í tí n bà sí ní ilé iṣẹ́ mi, wọ́n á ta jàde mi, wọn ó sì fowó ránṣẹ́.

Èmi kì í wọ ìbọ̀wọ́ o, nítorí wípé iṣẹ́ tí mò ń ṣe kò nílò kí n wọ ìbọ̀wọ́. Bo ti lè jẹ́ wípé ìbọ̀wọ́ da fún ọwọ́, ó máa ń dènà àrùn láti wọ ara ẹni nípasẹ̀ ọwọ́. Àwọn dókítà ní ilé ìwòsàn sì máa ń wọ ìbọ̀wọ́. Ṣùgbọ́n mi ò sí ní ìlànà ìlera ọrọ̀ ara. Iṣẹ́ káràkátà ni mò ń ṣe. Èyí kò sì pọn dandan fún ẹni láti wọ ìbọ̀wọ́.

Ah! O ti tóbi oṣù kan kẹ́yìn báyìí tí mo ti rin ìrìn àjò fún iṣẹ́. Ìdí ni wípé lẹ́yìn tí mo rin ìrìn àjò fún iṣẹ́ lẹ́yìn oṣù kan yẹn, mo lọ sí ìletò tókéré ní ìlú Benin Republic láti lọ kọ́ ìmọ̀ nípa aṣọ àdìrẹ. Èyí ni ó fà á tó fi jẹ́ wípé o ti tó oṣù kan tí mo rin ìrìn àjò kẹ́yìn fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni, èmi máa ń wọ gíláàsì ṣùgbọ́n gíláàsì faarí ni mo ń wọ. Kín ṣeyi tí àwọn dókítà sọ pé kí èèyàn máa wọ̀ ní ilé ìwòsàn. Gíláàsì tí dókítà bá ní kí èèyàn máa wọ̀ láti ilé ìwòsàn wá, èyí ni fún àwọn tí ojú bá ń dùn tàbí tí wọn kò lè rí ojú fi kawe dáadáa tí ojú wọn ń wò bàìbàì tàbí tí wọn kò lè rí nǹkan tó bá jìnnà. Ṣùgbọ́n gíláàsì tèmi gíláàsì faarí ni fún akọ ni. Èyí yìí máa ń dáàbò bo ojú mi bóyá nínú òòrùn bórùn bá ń ràn jù àti bí mo bá wà lórí ọ̀kadà tí mò ń lọ. Gíláàsì yìí ni yóò dáàbò bo ojú mi lọ́wọ́ gbogbo àwọn ìdọ̀tí tí ń fẹ́ nínú afẹ́fẹ́ èyí tí ojú èèyàn o rí kódà dọ̀stì. Gíláàsì yìí ò n jẹ́ kó kowo ojú mi ní gbogbo ìgbà tí n bá n ti wọ̀.

Kẹ̀kẹ́ gígùn, hmm mọ́rán tí nígbà yẹn nígbà tí mo wà lọ́mọdé, ó ní bọ̀dá kan tó wà ní ilé wa, Bọ̀dá John, ó ní kẹ̀kẹ́, a sì máa wò mí púpọ̀ gidigidi nígbà tí n bá ríi tó jókòó sórí kẹ̀kẹ́ rẹ̀ tó ń wà lọ́ bò. Ó wá ní ọjọ́ kan tí mo sọ fún wí pé mo fẹ́ kọ́ bó ń ṣe ń wa kẹ̀kẹ́, ó ní kò burú, òun yóò máa kọ́ mi ní gbogbo àti bá ti dé láti ilé ìwé mi. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́ kẹ̀kẹ́ gígùn, ó dì mí mú ní gboro ìgbà àti ní orí gbogbo ọ̀nà tó mú mi ìgbà. Ìgbà tó máa tó bí ọ̀sẹ̀ kan, tó ní ẹ ẹsẹ̀ mi ti da pé mo ti lè dá wà, bímọ náà sì ń sọ fúnra mi pé lóòótọ́ ni mo lè dá wà. Ni Bọ̀dá John bá fi mí sílẹ̀ láti gun kẹ̀kẹ́ yìí, a fi gbìrìgìdì bò ó lára ògiri ilé. A pa àmì bó, ẹsẹ̀ mi sì bó pẹ̀lú. Kódà, amí kẹ̀kẹ́ gígùn ọjọ́ sí, ó sì wà lẹ́sẹ̀ mi tó ní ò lónìí. Láti ìgbà yẹn ni mo ti fi kẹ̀kẹ́ gigun sílẹ̀ o. Mo ní mi ò gun kẹ̀kẹ́ mọ́, pé iṣẹ́ ọkùnrin ni kí àwọn ọkùnrin máa gun nǹkan wọn.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni àlákókò, ìwà tẹ́mbẹ́lú. Ìwà tẹ́mbẹ́lú. Kò sí níbi tí èèyàn mẹ́rin mẹ́ta bá wà, a ó rí àwọn kan tó fẹ́ máa ṣe àbòsí, tá ń fẹ́ máa ṣe tẹ́mbẹ́lẹ́kú àwọn ará kejì wọn, n kò sì fẹ́ ìwà àbòsí rara rárá Sẹ́mi ń bẹ̀ ọ́ lógun órẹ́, bí èèyàn kan bá ṣẹ̀yàn kan, ṣèbó yẹ ká bẹ́ra wa ní ká sì parí ìjà. Ó wà lára àwọn ìdojúkọ àkọ́kọ́ tí mo máa rí ní ilé iṣẹ́ mi. Ìwà àbòsí nìyí ìwà tẹ́mbẹ́lẹ́kú. N kò ní ìfẹ́ sí i rara rárá. A mọ̀ wípé kò sí bí èèyàn ṣe máa rí tí orí ò ní jì, ṣùgbọ́n inú ìfẹ́ àti ìbẹ́pọ̀ àti ṣọ̀kàn lo yẹ kí èèyàn máa ṣe iṣẹ́. Níbi tí èèyàn ti ń ṣiṣẹ́ ibẹ̀ ni ìyàn tí rí tòro kọ́bọ̀ mú lọ sẹ́nu. Ìwà kejì ni ìwà ìṣóòótọ́. Òwe Yorùbá ní, "irọ́ máa ń mú kí orí lè dìí, ó wó lulẹ̀, ṣùgbọ́n òdodo máa ń gbé nílé kẹ̀." N kò ní ìfẹ́ sí ìwà irọ́ pípa, àìgbọ́otọ̀, àìṣòótitọ́ àti àìniódodo. Láàárín àwọn akẹgbẹ́ mi, ìwà yìí máa ń mú kí fàṣẹ́yìn gidi fún ènìyàn, torí ẹni tí ó bá lóòtitọ́, ó lè ṣàkóbá fún ni.

Rárá o, ẹ̀yìn ò kí ń fọ́ mi o, torí èmi ò ṣiṣẹ́ láì yí. Bẹ́ẹ̀ ni, n kò sì ṣiṣẹ́ ìdúró. Mo jẹ́ ẹnìkan tí kì jẹ nǹkan dídùn tàbí jẹ ìjẹkújẹ. Mo sì máa ń nu àgbo jẹ̀dí àti àgbo ọ̀pá ìyìndédé. Kì í ṣe ọkùnrin nìkan ni àgbo jẹ̀dí tàbí àgbo ọ̀pá eyì nikan wà fún o. Àgbo jẹ̀dí máà ń fọ́ gbogbo ìdọ̀tí ara kúrò àti ti nu ẹ̀jẹ̀. Èédú lè fẹ́ fà kí ẹ̀yìn máa fọ́ ni, kí egungun máa sán ni. Àti wípé àwọn tó bá ní ẹ̀jẹ̀ dúdú lára, wọ́n lè máa rí wípẹ́ ẹ̀yìn wọ́n fọ́ wọn. Ṣùgbọ́n torí mi ò ní àwọn nǹkan wọ̀nyí lára, ẹ̀yìn ò kí ń fọ́ mi. N kò sì ń dúró pẹ́ fún ìgbà púpọ̀ jù. Bí bá dúró fún wákàtí mẹ́wàá, n mú mi ajoko. Nítorí ẹse àti ibàrá dì mi, ko ma ba máa ro mí. Nítorí ìdí èyí, èmi ò mọ nǹkan tó ń jẹ́ ẹ̀yìn fi fọ́ o. Ẹ̀yìn ò kí ń fọ́ mi. N kì í sì ń dúró pẹ́ jù tàbí jókòó pẹ́ jù.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Kódà kò sí ọ̀sẹ̀ kan tó lọ tí n kò ní gun alùpùpù. Alùpùpù ni mo máa ń gùn jù o. Bóyá mo fẹ́ lọ sọ́jà tàbí mo fẹ́ lọ sínú abà tàbí mò ń lọ sí àdúgbò kan tàbí ìletò kan tí mi ò mọ̀. Alùpùpù ni mo máa ń gbé nítorí pé ó máa n yá. Bí ènìyàn bá sì kó wọ inú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó. Alùpùpù yìí ni èèyàn máa ń gbé láti lè máà pẹ́ dé ibi tó ń lọ àti wípé yóò gbé èèyàn kúrò nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní kíákíá ju àwọn tó wà nínú mọ́tò lọ. Alùpùpù ó dáa ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀-ọ́n wà dáadáa tí ó sì ń sáré dáradára, òun ni ò dáa fún. Èmi máa ń gun alùpùpù dáadáa ojoojúmọ́, ọ̀sọ̀ọ̀sẹ̀, kò sígbà tí mi ò kí ń gun alùpùpù.

Bẹ́ẹ̀ni, mo ti ri ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ìlú tí mo lọ ní Benin Republic, èyí tí àwọn èèyàn mọ̀ sí ìlú Dahomey. Ọdún mẹ́ta sẹ́yìn ni mo lọ sí Benin Republic. Mo lọ kí Ìyá Ìyá mi, mo sì lọ síbẹ̀ láti lọ wo kára kátà ìlú náà. Ìgbà tí mo dé bẹ̀, mo rí wípé wọ́n máa ń ta àwọn aṣọ ankara, wón sì máa ń ṣe okòwò góòlù, iyen ẹ̀ṣọ́ góòlù tọ̀run, tọwọ́, tẹ́sẹ̀, ti etí àti wípé ọrọ̀ ajé wọn n bẹ́yẹn, ó dára ju ti orílẹ̀èdè wa Nàìjíríà lọ. Ǹǹkan oúnjẹ wọn kò wọ́n, bí ìrẹsì wọn, bí ẹ̀wà wọn, bí òróró, ǹkan wọn ò wọ́n níbẹ̀. Ṣùgbọ́n mo tún ṣàkíyèsí wípé ní Benin Republic tí mo lọ yìí, won kò fí bẹ́ẹ̀ ni ilé epo pẹtiró tó ti ń tà. Inu ìgò làwọn tó ń tà máa ń rọ́ sí, wọ́n jáde wọ́n na rà ní orílẹ̀èdè wa Nàìjíríà yìí, wọn ó wá rọ́ sínú ike tàbí ìgò wá padà sí ìlú Benin Republic. Wọn ò máa tà á ní ìletò ní ìgbèríko bí nígbà tí wọ́n bá fi ìgò wọn kerosene fún ìlo.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, mo máa ń sáré fún ilé aláwọ ewé tí mo rà. Orúkọ ilé náà a máa pè ní Lady of Fatima House. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama onípele kejì, mo máa ń sáré gba hundred metre fún ilé Lady of Fatima House. Ṣùgbọ́n nínú ọ̀bàtà tí mo ti dàgbà, kò sí ẹni tí mo fẹ́ máa bá sárẹ́ pẹ̀lú lẹ́yìn pé kí n lọ sí ilé ibi tí àwọn èèyàn tí ń ṣe ìdárayá, kí n sì sáré náà lórí ẹ̀rọ tí àwọn olóyìnbo ń pè ní treadmill. Nítorí eré sísá dára, ó máa ń jó àwọn ọ̀rá lára, kì í sì ń jẹ́ kí ẹ̀yàn sanra sanra jù.

Ìgbádùn mi ni wípé kín n gbé ara mi jáde lọ síbi afẹ́ láti lọ jẹ nnkan tó bá wù mí. Mo ní ìfẹ́ sí sàwámà púpọ̀púpọ̀ pẹ̀lú yúgọ́ọ́tì torí mo jẹ́ ẹnìkan tí kì í mu ọtí. Nígbà tí mo bá rí sàwámà tó da pẹ̀lú yúgọ́ọ́tì, nǹkan méjì yìí ni mo máa fi ń gbádùn ara mi kẹ́lẹ́lé kí n wá rí orin gidi láti tẹ̀lé, inú mi yóò dùn, ara mi yóò sì yá gágá. Ìgbádùn mi kò lọ rẹpẹtẹ bẹ́ẹ̀, bí mo ṣe máa ń gbádùn nìyẹn.

Bíbẹ̀li wípé èrò mi ṣì yí èrò dáadáa, èrò rere, èrò àlàáfíà. Àwọn èrò mi fún ìṣe mi ní ọjọ́ iwájú jẹ́ èrò tó dára. Lára àwọn èrò mi ni láti mú kí iṣẹ́ mi kó gbèrú kó fẹ̀ sí. Mo fẹ́ gbé iṣẹ́ mi lọ sí ìlú òdìkejì kí àwọn ará ìlú òdìkejì lè mọ bí iṣẹ́ mi ṣe rí. N kò fẹ́ jẹ́ kí iṣẹ́ mi kó dúró ní ìlú kan tàbí lójú kan. Ó wù mí láti tún ní ẹ̀ka mi sí ìlú òdìkejì. Mo sì fẹ́ ra àwọn ohun amáyé dẹrùn, amúsẹ́yá fún ilé iṣẹ́ mi èyí tí yóò tún mú kí kátàkárà àti ètò iṣúná iṣẹ́ mi tí yóò mú kó pé tí kò sì ní sí ààyè fún òfò.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn kan tí ó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù. Òwe Yorùbá bọ̀ wọ́ ní “àárọ̀ lọjọ́ ewúrẹ́”. Èyí ló má ń mi tètè jí. Nítorí pé n ó tọ́jú ilé àti ọ̀nà mi, n ó tọ́jú ọmọ, n ó sì tọ́jú ara mi. Kótó di wípé n ó tún gbéra kúrò nílé láti kọrí sí ibi iṣẹ́ mi láti lọ ṣín. Bí ọba ń tètè ń ṣí ibi iṣẹ́ rẹ̀, àwọn oníbàárà rẹ̀ yóò máa ní ìfọ̀kànbalẹ̀ nínú ẹ wípé kò sí pàtẹ́ bàa débẹ̀ tí ẹ ò ní ba. Tí ó bá ní ago mẹ́jọ, ago mẹ́jọ náà lẹ́ ò bá ní ibi iṣẹ́, kò ní yẹ. Èmi má ń tètè jí ní kùtùkùtù òwúrọ̀. Torí bá tètè jí náà ni wọn ó fi tètè darí sí ibi iṣẹ́, wọn ó sì tètè darí wá lé.

Èmi kò lè sọ wípé mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. N kò sì lè sọ wípé ráráá pé mi ò mọ bí a ti ń wẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀. Mo kọ́ bí a ti ń wẹ̀ ní ìwọ̀nba bí ọdún méjì sẹ́yìn, nítorí pé n kò tíì wẹ̀ nínú odò rí. Ṣùgbọ́n kí n lè ní ìmọ̀ nípa ìwẹ̀ wíwẹ̀ náà ni mo ṣe pinnu ní ọjọ́ náà lọ́hun wípé n ó tẹ̀lẹ́ ẹni tó mọ bí a ti ń wẹ̀, won ó sì kọ́ mi, bó jẹ́ kí n dúró sí ibi tí omi ibẹ ò jìn jù, láti lè ní ìrírí wípé, “ẹhẹ́n!, èmi náà bá wọn wẹ̀, mo sì mọ bí a ti ń wẹ̀.”

Èmi o kì n ṣe kẹ́lẹ́ kẹ́lẹ́ love kẹ́lẹ́ kẹ́lẹ́ ìfẹ́ ooo eh. Má ṣe mí bẹ́yẹn baby ooo. I no do kẹ́lẹ́ kẹ́lẹ́ love kẹ́lẹ́ kẹ́lẹ́ love ooo eh. Bẹ́ẹ̀ni o, èmi máa ń kọrin kẹ́lẹ́. Olórin ni mí, mo sì ní'fẹ́ ohun kohun tó bá ní ṣe pẹ̀lú orin. Kódà, mo máa ń jó. Orin dídùn a máa ń fún ni ní agbára. Orin tó da a máa ń mú kí ọkan eeyan ọ̀ balẹ̀, a máa mú kí ìrònú kó lọ. Ah akọrin ni èmi, màá fún ni bàbá. Mi o lówó o, mi o lọ́la, ṣùgbọ́n orin ni ẹ̀jẹ̀ mi ni. Màá fún mi bàbá. Èmi máa ń kọrin kẹ́lẹ́ o, mo máa ń kọrin. Torí pé orin kíkọ dáa, bó tilẹ̀ jẹ́ wipé ọ̀pọ̀ ẹlòmíì wọ́n ò mọ bọ ṣe ń kọrin, wọ́n ò lóhùn rẹ̀. Ṣùgbọ́n èmi, èdùmarè fún mi ní ohùn orin kíkọ. Hun ó sì máa kọrin títí ayé ni.

Bẹ́ẹ̀ni mo ní gíláàsì oorun. Gíláàsì oorun ni gíláàsì tí mo máa ń wọ̀ nígbà tí oorun bá ti yọọ sókè kan àtàrí tí ó sì gbóná jáì. Tó jẹ́ wípé bí èèyàn ba fẹ́ wọnú oorun láti lọ ṣiṣẹ́ tàbí ra nǹkan, èèyàn nílò àti fi aṣọ bojú tàbí fi ọwọ́ bojú nítorí oorun. Gíláàsì oorun yìí ni máa ń dáàbò bo ojú mi tí yóò sì bó kúrò ní ọwọ́ ìjàmbá oorun àti láti lè ríran kedere nígbà tí n bá rìn ní ọ̀sán gangan. Gíláàsì oorun tí mo ní ó jẹ́ gíláàsì oorun aláwọ̀ dúdú. Òkè gíláàsì náà wọ́n kún ní dúdú èyí tí yóò jẹ́ ibòji fún ojú mi láti má jẹ́ kí oorun kó ràn mọ́ọ.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ọjà ni oṣù tó kọjá, èyí tí ń ṣe oṣù kejìlá ọdún. Bí a kúkú ṣe mọ̀ wípé oṣù tó kọjá yìí, òun ni oṣù ọdún kérésìmesì. Mo lọ, mo lọ ra ọjà láti tà fún ọdún. Láti ìgbà yẹn, ní oṣù tó kọjá yìí, mi ò tí padà lọ ra ọjà ọdún tuntun tí a wà yìí torí àwọn díẹ̀ sì kú. Bí n bá sì tà ọjà ọdún tán, èyí tí mo lọ ra lóṣù tó kọjá kúrò lórí ìgbà mi. N kò ní fẹ́ ra ọjà mí mọ̀ kó má ba pọ̀ lápọ̀jù débi pé yóò máa bàjẹ́.

Pẹ̀lú bo ṣe jẹ́ wípé mo bẹ̀rù omi tó, èmi fẹ́ràn àti máa lọ sí etíkun. Àwọn atẹ́gùn tó máa ń fẹ́ ní etíkun ó da gidi gan, pàápàá nígbà ooru ti a wà yìí. N ó lọ síbẹ̀, n ó lo jókòó síbẹ̀ bí i wákàtí mẹ́ta kí n tó padà sílẹ̀ nígbà tí mo wà ní ìlú Èkó. Mo máa ń nífee atí lọ sí etíkun lọ́wọ́ iròlẹ́ àti ní gbogbo ọjọ́ àbámẹ́ta, èyí ti n ṣẹ́ ọjọ́ Sátidé. Àwọn èèyàn yóò pọ̀ síbẹ̀. Láti ìlú òkèrè wọ́n ó wá, wọ́n ó wá máa ṣe eré ìdárayá, wọ́n ó sì máa ṣe pọnpọn ṣinṣin.

Rárá o, èmi kì í mu òògùn lójoojúmọ́ o. Kí ló dé? Kò sí ohun tó ṣe mí, kí nìdí tí n ó máa fi lo òògùn lójoojúmọ́. Kódà òògùn èpè ẹja yìí tí ń mú kí àwọ ẹni jọ̀lọ̀, tí ń mú káwọ ẹni dán àti òògùn Vitamin C yìí náà tí ó da fún ara kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò wọ́n. Bóyá èemẹjì lóṣù ṣáá, èmi kì í lo òògùn lójoojúmọ́ nítorí ko kókó lára mi le.

Ijó jíjó àti eré sísá ní eré ìdárayá tí mo fẹ́ràn jù. Mo níìfẹ̀ àti máa gbọ́ orin bẹ́ẹ̀ sì ni mo níìfẹ̀ àti máa ṣe eré ìdárayá tó bá níṣe pẹ̀lú ijó. Kódà kò ń ṣú mi kì ń rẹ̀ mí, mi bàa lo wákàtí mẹ́rin níbẹ̀ lai jẹun. N kò ní mọ̀ lára pé mo lo wákàtí mẹ́rin. Eré ìdárayá tó bá ṣà tì ní orin nínú yiò ma mú nu mi dùn. N ó ma ta bíobio bi eni jẹ tẹ́tẹ́ ni. Mo sì níìfẹ̀ sí eré ìdárayá tó níṣe pẹ̀lú eré sísá náà torí ó da, ó ma mú kí èèyàn na egungun ẹsẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ma n rìn ní àlàáfíà. Nítorí wípé Bíbélì sọ wípé ká máa gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Láìsí èyí ni kò sẹ́ni tí yóò rí Olúwa. Mo ma n rìn pẹ̀lú àlàáfíà. N kò ní wàhálà láti rìn pẹ̀lú àlàáfíà. Rárá, kò sí kùdìdì ẹ̀kọ̀kan ní ara mi tàbí àìsàn kankan tí yóò sọ wípé kí n má lè rìn ní àlàáfíà. Àlàáfíà ni mo wà. Pírílólogún jí a kì í bọ́kùrin ẹyẹ lórí tẹ́. Àlàáfíà ni mo fi n rìn ni mo sì fi n ṣe gbogbo nnkan mi.

Rárá o, èmi ò ṣìná rí o. Torí ẹni bá bẹ̀rẹ̀ ọ̀nà ò kí ń ṣìná ni òwe Yorùbá wí. Bí mo bá ń lọ ibìkan tí ò sì sí àrídájú pé mo mọ ibẹ̀ dáadáa, kódà kí ń tó rìnrìn máilì kan ni ń ó ti máa bèrè lọ́wọ́ àwọn ènìyàn tí kì í ṣe ènìyàn kan ni ń ó bèrè lọ́wọ́ wọn láti lè mọ ibẹ̀ dáadáa. Nítorí àti má ba ṣìná náà ni mo ṣe ń bèrè. Mi ò wá ní fi ọgbọ́n àbí ìmọ̀ ènìyàn ẹnìkan ṣé. N óò bèrè lọ́wọ́ àwọn èèyàn bí mẹ́rin, márùn-ún, tí ń bá sì rí pé ìdáhùn kan náà gbogbo wọn fún mi, dájúdájú wọn kò lè ṣì mí lọ́nà nìyẹn. Èmi ò ṣìná rí o.

Bí mo ṣe máà ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pé sí ọ̀nà méjì. Ìgbà mí òun yóò fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́, bí mo bá sì fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́ mi, n óò lò tó ogún ìṣẹ́jú tí n óò fi débẹ̀. Nígbà mí sìn bí bá rí pé mo ti pẹ́ jù nílé, àsìkò ti ń lọ tàbí bí pé àwọn oníbàárà kan wọ́n ń bọ̀ ní òwúrọ̀ kùtùkùtù láti dúró dè mí láti gbojà lọ́wọ́ mi, èmi yóò tẹkọ̀ọ̀ létí un ó sì gbọ́kọ̀ lọ sí ibi iṣẹ́.

Ìgbà tí mo sunkún kẹ́yìn ni ọjọ́ tó parí nínú oṣù kejìlá ọdún tó kọjá. Ìdí tí mo sì fi sunkún ni wípé ọ̀rẹ́kùnrin mi a jọ ní èdèàìyedè láti orí fóònù nítorí ó jẹ́ ẹni tí kò gbé lórílèèdè tí mo wà. Ó sọ̀rọ̀ sí mi, kò sì jẹ́ kí n sọ tẹnu mi bí ẹni wípé ó yàn mí jẹ, ó sì dúnlẹ̀ dá mi, èyí tó sì mú kí omi jẹ́ bọ́ lójú mi. Nítorí èdè è yìí, ọjọ́ tó kẹ́yìn nínú oṣù kejìlá ọdún tó kọjá ni mo sunkún gbẹ̀yìn, èyí tí ń lọ bí ọ̀sẹ̀ méjì.

Wákàtí mẹ́sàn gbáko ni mo fi máà ń ṣiṣẹ́ lójoojúmọ́. Láti ago mẹ́jọ àárọ̀ sí ago márùn ún ìrọ̀lẹ́ ni mo fi máa ń ṣiṣẹ́. Wákàtí yìí ló dúró fún iṣẹ́ ṣíṣe mi. Wákàtí mẹ́sàn sì ni. Láàrin wákàtí mẹ́sàn yìí, òun ni mo fi máa ń dá àwọn oníbàárà mi lóhùn. Nígbà mi tí n bá tun dé ilé lẹ́yìn wákàtí mẹ́sàn yìí, àwọn oníbàárà mi wọn yóò sì máa dà mí láàmú, wi pe àwọn fẹ́ ra igba àwọn fẹ́ rà awó. Èyí tí n o sì sọ́ fún won wí pé ó di ọjọ́ kejì. Wákàtí mẹ́sàn láàrin agogo mẹ́jọ àárọ̀ sí ago márùn ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni mo fi máa ń ṣiṣẹ́.

Iwọn baakọ kòkòrò perete náà ni mo má n lo pẹlu ẹbí mi. Sugbon ni gbogbo ọjọ abameta yìí tí n ṣe ọjọ kẹfà nínú ọsẹ, mo má n lo o. Gbogbo ìgbà ni mo má n lo pẹlu wọn tí n ba ni ní ọjọ abameta, torí ọjọ yìí ni mo ma n ráyè ìbọn tilẹgbọn, tọmọ gbọn, tọkọtọkọ, gbọn tọkọtọkọ, gbọn tara mi tí a ó sì se ohunkóhun tí a bá fẹ lẹkunrẹrẹ. Ìgbà mí òun ó lọ sọ́dọ̀ ìyá mi àti àwọn ẹbí mi tí a kò jọ gbẹ papọ. Ọjọ abameta tọjọ ìsinmi náà mo má n yàn fún wọn. Àwọn náà kúkú mọ̀ wípé mo n ṣiṣẹ́ lọ́wọ́, mo sì nọ́mọ̀ àtọkọ láti tọ́jú.

Bẹ́ẹ̀ni, bo tilẹ̀ jẹ́ wípẹ́ ẹ̀ẹ̀kọ̀kan ni mo máà ń jẹun nínú ọkọ̀ mi, kí í ṣe gbogbo ìgbà. Bóyá nígbà tí mo bá ní láti lọ fún iṣẹ́ pàjáwìrì tí mo fẹ́ lọ fún àwọn oníbàárà mi ní ọjà, tí mo sì mọ̀ pé n ò tí ì jẹun. Bẹ́ẹ̀ sì ni ẹ mọ̀ wípẹ́ okunú la fi ń gbé tìta. Kẹ́ ní màá lọ dákú lójijì. Èyí yóò mú mi ra oúnjẹ ní ilé ibi tó ti ń ta oúnjẹ. N ó sì wá sínú ọkọ̀ mi láti jẹun, torí n ó máa tijú wípẹ́ àwọn èèyàn yóò máa wọ ẹnú mi bí wọ́n ṣe ń jẹun nígbà tí bá ní kí n jẹun ní ilé ìtajà oúnjẹ. Èyí nìdí tó fi jẹ́ wípẹ́ nígbà míì kò wọ́pọ̀ mo máa ń jẹun nínú ọkọ̀ mi.

Ẹ̀mi akíkanjú, kí èèyàn ó san egun dáadáa kí ó sì tera mọ iṣẹ́ ní àwọn ìwà tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Bí òṣìṣẹ́ ṣe bá dà tí ó bá ní ẹ̀mí akíkanjú, kó sì jẹ́ ẹni tí ń tẹpá mọ́ṣẹ́ tí ń ṣiṣẹ́ dáadáa, inú mi kì í dùn sí wọn. Àti wípé tí ń bá rí wípé wọn kò ní ayọ̀ lórí iṣẹ́ náà tí mo gbà wọ́n fún, inú mi kì í dùn. Àwọn ìwà tí mò ń wà nínú òṣìṣẹ́ tuntun tí ń bá gbà ni wípé kó òṣìṣẹ́ tuntun náà jẹ́ akíkanjú, ẹni tó jáfáfá tó sì légun lárá láti ṣiṣẹ́ tí kò ní ṣọ̀lẹ tàbí ṣe ìmẹ́lẹ́ ní ìdí iṣẹ́ mi tí yóò sì láyọ̀ lórí iṣẹ́ náà. Àwọn nǹkan tí mo wà nínú òṣìṣẹ́ tuntun.

Rárá o, èmi ò kí ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí wípé mo nílò ìgboyà láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ lójoojúmọ́. Ẹni tí ò bá lẹ̀ mí ìgboyà ò lè ṣe okòwò káràkátà. Báwo ni wọn ó ṣe lè dúró láti lè jẹ́ kí ẹni tí ó fẹ́ bá mi rajà kí yin lọ́kàn padà kó sì bá mi rajà? Nítorí náà èmi ò kí ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ láwùjọ ènìyàn o. Ṣẹ̀ ni mo máa ń ní ìgboyà. N kò sì ń bẹ̀rù. Mo sì máa ń ní ayọ̀ ọkàn wípé mo mọ̀ wípé wọn ò gbọ́tè mi, wọn ó sì bá mi bá.

Nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń fi ọkàn dà níyàn sí Ọlọ́run Olódùmarè mo sì máa ń fi ọkàn mi gbàdúrà, bí pé nǹkan tí mò ń dúró dè yìí kó tẹ̀ mí lọ́wọ́ kó wá, ó sì máa ń fi sùúrù tì í, nítorí wípé ẹni tí ò bá gba ká dára yóò gba kóduro. Ìgbà mí, wọn ò wá nǹkan mìí ṣe tí yóò fi mi lọ́kànbalẹ̀ kí ń má baà ronú bóyá nǹkan tí mò ń dúró dè yóò bọ́ sí tàbí kò ní bọ́ sí. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, mo máa ń fi ọkàn mi gbàdúrà sí Ọlọ́run pé ohun tí mò ń retí kó dé bá mi ní ipò tó da pẹ̀lú sùúrù.

Ah yoga, n kò lè sọ wí pé mò ń ṣe yoga, bẹ́ẹ̀ sì ni n kò lè sọ wí pé mi ò ṣe, torí mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kò dàbí alárà bí àwọn tó jẹ́ wípé ojoojúmọ́ tán sì ti pín wákàtí àti ìṣẹ́jú tó ti yàn láàyò tí wọ́n ó máa fi ṣe. Ẹ̀kọ̀kan ni mo máa ń ṣe yoga o ṣùgbọ́n n kìí ṣe bí alárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Gẹ́gẹ́ bí ọmọ Krìsìtẹ́nì tí a kọ́ láti ilé onígbàgbọ́, ó ní àwọn tùràrí kan tí ó jẹ́ tùràrí àdúrà. Bàbá tó bími l'ọ́mọ Mùsùlùmí ni, ó sì máa ń tọ tùràrí 999. N kò kú mọ́ ǹkan tó dúró fun ngbà tí mo wà kékeré. Ṣùgbọ́n bí mo ṣe dàgbà làwọn èèyàn jọ yẹ́ mi wípé tùràrí àdúrà ni ó máa ń lé àwọn ẹ̀mí ibi dànù, ó sì máa ń mú kí àwọn ẹ̀mí mímọ́ kó wọn wọlé wá.

Mi ò le sọ pé ìgbà kan bayii pà tó ni mo máa ń gerun, bí ó bá ṣe wá sí mi lọ́kàn mi, mo lè ṣe irun lọ́sẹ̀ yìí, nígbà tóbá yá tóbá di ọ̀sẹ̀ tó n bọ̀ tí mo fẹ́ tun run, kó wá sí mi lọ́kàn pé à mo jẹ fẹ́ ẹ gerun mi ò, pé boya oní àrà tó wù mí à ti fi dá, nǹkọ́ ní ìgbà kan pà tó báyìí tí mo máa ń gerun, bó bá ṣe wá sí mi lára tàbí sọ́kàn mi ni mo ṣe máa ń ṣe irun mi.

Ìmọ́tótó borí ààrùn mọ́lẹ̀ bí i ìgbà tí owó ìmọ́lẹ̀ borí òkùnkùn mọ́lẹ̀ ni ìmọ́tótó dára. Mo má ń se ìtọ́jú ara mi nípasẹ̀ ìmọ́tótó. Bí n bá jí lòwúrọ̀, n ó bọ́ ojú mi, n ó wẹ̀, n ó fẹ́yín mi, èékánná mi gbogbo dòtí ibẹ̀ ni n ó yọ, etí mi n ó nùú, àtelese mi n ó gbó, kódà àwon mi gan n ó fọ́, n ó sì tàmbà, n ó fàbẹ́ mi dáadáa. Gbogbo ibi tí irun bá wà lára mi tó yẹ kí n gé, n ó gé e. Irun orí mi n ó tọ́jú rẹ̀, n ó yan ká tẹ̀gúnfẹ̀sì. Kí kòkòrò tí ń rọ inú run kó má bà jẹ mí ni n ó, ó tún ń fi ìpara sí irun mi, n ó fi ìpara pa ara mi ná. Kára mi lè bá dán, kó lè bá jọlọ̀. Ẹ̀kan na ẹsẹ̀ mi bóòbù n ó gé e. Ìtọ́jú àti ìmọ́tótó bí mo ṣe má ń tọ́jú ara mi nìyẹn. Òhun lọ́ hun tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Èèyàn nílò à ti ka àdéhùn dáadáa nígbàkigbà tí ó bá ń ṣiṣẹ́ tàbí tí iṣẹ́ bá fẹ́ da òun àti ẹlòmíràn papọ̀. Bí èèyàn bá jáfara tí ó sì bìkítà láti wo àdéhùn dáadáa àbí láti ka, ẹni òhun yóò yinra rẹ̀ níbọn lésẹ̀.

Ó wù mí láti kọ́ èdè Faransé, èyí tí àwọn olóyèbo ń pè ní French. Èdè yìí dáa púpọ̀ púpọ̀, àwọn ìlú tó ń lò wón pọ̀, àti wípé tí n bá kọ́, yóò tún bùkún mi ní èrò pé èdè méjì tí mo gbọ̀ yóò tun di mẹ́ta. Èdè Faransé ló wù mí àti kọ́ o. N ó lè lọ sí àwọn orílẹ̀ èdè tó ń sọ Faransé láti bá wọn rìnrìn àjò, láti bá wọn dòwò pọ̀, láti lè ṣe okòwò káràkátà àti láti ní ọ̀rẹ́ níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni ẹni tí Olúwa fún ní ǹkan. Ìjìnlẹ̀ Yorùbá ní Bùnmi ń bù ọ́, nítorí orúkọ mi ni Olúbùnmi. Nígbà tí ènìyàn bá ní bùnmi ní ǹkan ní Yorùbá, èyí tùmọ̀ sí kan fún mi ní ǹkan. Yorùbá ni Olúbùnmi jẹ́ nígbà tí Olú fún mi jẹ́ Yorùbá lásán.

Lálá kọ̀kọ̀ Yorùbá bọ̀ wọ́n ní be elese bá ti mọ ese rẹ lẹ́sẹ̀, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Nígbà tí mo bá ń tọrọ àforíjì, ún o rẹ ra mi sílẹ̀ pátápátá wọ́n sì jẹ́ pé inú mi rí pé lóòótọ́ ni mi ò mọ̀ àti sẹ, àti wípé inú mi kò jù sí bí pé mo ṣẹ̀ lẹ́sẹ̀ tí mo ṣẹ̀. Ìnú mi wá bí mo ṣẹ̀ pé inú mi ni ìṣọ̀ ọmọ ẹbí mi náà.

Bẹ́ẹ̀ni, òwe Yorùbá bọ̀ wọ́n ní “abèèrè ọ̀nà kì í ṣìnà”. Bí n bá n lọ ibìkan tí ọ̀nà náà bá sì rú mi lójú tó dàbí ẹni wípé n kò fẹ́ mọ ibi tí mò ń lọ mọ́, èmi yóò gbé ìtìjú tì sẹ́gbẹ̀ẹ́ kan, n ó sì la ẹnu mi bèèrè ọ̀nà ọ́wọ́ àwọn ènìyàn. Kódà bí n bá wà nínú mọ́tò, n óò wá bí n ó ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ pópónà ojú títì, n óò sì bọ́ síta bèèrè lọ́wọ́ àwọn eeyan. Ẹ jọ̀ọ́ Ibi báyìí ni mò ń lọ, n kò sì mọ̀nà, ẹ dákun ẹ júwe ibẹ̀ fún mi.

Àwọn nǹkan ìpanu ni mo máa ń jẹ ní ọ̀sán. N kii fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ gidi kan ní ọ̀sán torí pé mo máa ń gbé oúnjẹ láti ilé lọ sí ibi iṣẹ́. To ba máa fi di ọ̀sán, oúnjẹ náà hun ò ti jẹ tán. Àwọn nǹkan ìpapanu bí i bisikíì, bí i ẹ̀pà àwọn nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán nìyẹn. Bí i mí bá rọ̀gẹ́dẹ̀ náà kì n jẹ́.

Nítorí wípé nígbà tó bá di ìrọ̀lẹ́, ara yóò ti máa rẹ ni, egungun yóò ti máa sọ́n ni, èèyàn yóò di wípé ó nílò iná láti fi ṣe àwọn nǹkan ní ilé ìdáná ní ìrọ̀lẹ́. Mo máa ń nífẹ̀ẹ́ sí kí ìmọ̀lẹ̀ kó wà ní ìrọ̀lẹ́ ju kí ìmọ̀lẹ̀ kí ó wà ní òwúrọ̀ lọ. Kò kú sí ẹ̀dá tí o mọ wípé òwúrọ̀ ni ìmọ̀lẹ̀ tìtì rẹ̀ lọ̀.

Bẹ́ẹ̀ni, òwe Yorùbá ní ọmọ tó bá ṣiṣẹ́ dédé, ó yẹ kó lásìkò ìgbádùn tí yóò fi gbádùn ara rẹ̀. Ẹ̀mi mọ̀ fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún, kó dàá a máa jẹun. N óò dun ọjà dé, n óò tẹ́ wọn sí rẹpẹtẹ, n óò sì múnu wọn dùn. Ìyẹn ni gbogbo òpin oṣoṣù. N ó máa ń ṣe èyí láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé mo mọ ìrírí wọn. Ìwúrí sì ni ó máa ń jẹ́ fún wọn.

Nígbà tí mo bá sín, n óò sọ wípé kí Olúwa kí ó bùkún mi, n óò sì fi ọwọ́ bo ẹnu mi. Èmi kì ń sín kí n la ẹnu sí, nítorí tí ìtọ́ bá jáde lẹ́nu mi, yóò wọ̀ sí ara ẹlòmíì. Nítorí idí èyí, gbogbo ìgbà tí mo bá ń sín, n óò tẹ orí mi ba, n óò sì sín, n óò sì fowọ́ sóyà mí wípé kí Olúwa kí ó bùkún mi, n óò sì fọ́ ọwọ́ bo ẹnu nígbà tí mo bá ń sín kí ó máa bá sín sí ara ẹlòmíì tàbí kí ìtọ́ má bà á.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn àlá a mi. Kódà mo rántí àlá tí mo lá ní ọdún mẹ́wàá sẹ́yìn, mo sì rántí rẹ̀. Krìsìtẹ́nì tó bá lá àlá tó bá jí látojú orun, tí ò bá rántí àlá rẹ̀, ah! Èwu ńbẹ lóko longẹ, longẹ fún ra rẹ̀, èwu ni. Kó múra fún àdúrà kó sì tẹra mọ́ àdúrà rẹ̀. Nítorí pé kò dá kí ènìyàn lá àlá kó jí kó má rántí àlá tó lá. Àlá máà n jẹ́ fèrèsé fún àwọn ohun ẹ̀mí tí a kò mọ̀, bóyá nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni tàbí eyi tó ti ṣẹlẹ̀ nígbàtí wọ́n kò o tí ì bí wa. Àlá lágbára.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. N kii lo ọwọ́ ọ̀si ni torí pé ọwọ́ ọ̀tún ni ó mọ̀ mi lára láti ìgbà èwè mí wá. Láti máa fi kọ̀wé, ṣe iṣẹ́. Ṣùgbọ́n ọwọ́ ọ̀si mi ni mo máa ń lò láti fi ṣe iṣẹ́ ìdọ̀tí tàbí ìgbọ̀nsẹ̀ bí i ká fi fọ ìdí, ká fi tambà. Ọwọ́ ọ̀tún mi n kò le fi tọ́mbà, n kò lè fi ṣe iṣẹ́ ìdọ̀tí torí óun ni mo fi ń jẹun.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò tó bá yẹ. Nígbà tí a bá fi ìpàdé sí agogo mẹ́jọ, n ó gbìyànjú láti dé ní agogo mẹ́jọ kú ìṣẹ́jú mẹ́wàá. Èmi kì í ṣe apẹ́lẹ́yìn. N kò ní ìfẹ́ àti máa pẹ́ dé ibì kan nítorí àti máa rọjọ́. Mo máa ń nífẹ̀ẹ́ àti máa dé ní àkókò torí ó ń gangan ni àgúnmu wò. Àwọn ènìyàn sì lè gbẹ̀rìyìn ìyànjẹ́ wípé ẹni yìí ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Mo máa ń fi aṣọ ìbora bora nítorí pé ìgbà mí ò kí ń wọ nǹkan kan sí abẹ́ aṣọ ìbora náà. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ran oru àti wípé mo tún máa ń fi aṣọ ìbora bora, nítorí wípé n kò nífẹ́ sí kí ẹ̀fọn tàbí kòkòrò kíkòkòrò kan kí ó jẹ mí. N ó sì bora láti ọrùn mi dé atẹ́lẹsẹ̀ mi ni yóò bá pà mí gan.

Bó tilẹ̀ jẹ́ wípé ìdáríjì ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n bí ènìyàn bá fẹ́ ní ìfọ̀kọbalẹ̀ ọkàn àti ayọ̀ nínú, ìyẹn ó nílò àtìdájì gbogbo ẹni tó bá ṣẹ̀ wọ́n. Nítorí pé àdúrà Olúwa ní “Baba tí ń bẹ ní ọ̀run, kí a bọ̀ fún nǹkan mímọ́ rẹ kí ìjọba rẹ dé. Ìfẹ́ ẹ ti rẹ ni kí a ṣẹ́ láyé bí wọ́n ti ń ṣe ẹ ní ọ̀run. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríji àwọn tó ṣẹ̀ wá.” Ẹni bá fẹ́ jẹ́ kí e Ọlọ́run eledumare kó yọnu sí yóò dáríji àwọn tó bá ṣẹ̀ ẹ́. Èyí ni ohun tó tọ́ tó sì yẹ fún àwa Krìsìtẹ́nì. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tó ṣẹ̀ wá yìí wọ́n ṣe ohun tó dùn wá, ṣùgbọ́n èmi gbìyànjú láti dáríji àwọn tó ṣẹ̀ mi, nítorí pé mo máa ń gbà wípé Bólúwa ṣe kọ́ nìyẹn pé kí wọ́n ṣẹ̀ mi. Nítorí náà ó máa rán oòrùn fún mi láti dáríji àwọn tó ṣẹ̀ mi.

Fún ìsinmi ọdọọdún mi, ọjọ́ mẹ́rìnlá péré ni mo máa ń ní láti sinmi. Fún ìsinmi ọdọọdún, èyí ti ń ṣe ọ̀sẹ̀ méjì, nítorí wípẹ́ nígbà tí a bá máa fi wọ ọ̀sẹ̀ kẹta ọdún tuntun, iṣẹ́ yóò ti bẹ̀rẹ̀. Owó ọdún ta pa ní ọdún tó kọjá a ó ti nà tán. N kò sì nána mí ju orí iṣẹ́ yìí lọ. Òhun ni n kò fi ń fi ọjọ́ púpọ̀ sílẹ̀ láti fi ṣe ìsinmi ọdọọdún lẹ́yàn ọ̀sẹ̀ méjì. N ó tún padà sẹ́nu iṣẹ́ ìsinmi titọ́ nìyẹn.

Ẹ o. Ọjà tuntun yóò jáde nínú oṣù yìí nítorí pé àkókò pọ́pọ̀ ṣèèṣì Kérésìmesì ti lọ ó sì ti kásẹ̀lẹ̀. Àwọn ọmọ ilé ìwé ti padà sí ilé ìwé. Ọjà tuntun ti bọ̀ tita gbogbo ènìyàn ti padà sí ìdí iṣẹ́ wọn, ọludé àti ìsinmi wọn ti parí. Iṣẹ́ ló kù báyìí o. Nítorínà ọjà tuntun yóò wà ní ìta ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Èyí ti ń ṣe ọ̀sẹ̀ kejì ní oṣù kìíní ọdún tuntun.

Èmi máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ẹ̀yìn báàgì èyí tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Èyín báàgì àpamọ́wọ́ mi. Nítorí wípé ó ní ibìkan nínú èyí tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, èmi kò ní ìpà tí màá fi kọ́kọ́rọ́ sójú fèrèsé tàbí sí orí ẹnu ọ̀nà ilé nítorí olè. Inú báàgì àgbépamọ́ mi, àpamọ́wọ́ mi ni èmi máa ń fi kọ́kọ́rọ́ mi sí òun ní gbogbo ìgbà síní.

Àdéhùn jẹ́ ohun kan tó lágbára. Ẹni bá ti yẹ àdéhùn, ẹni un o loòótọ́, kò sí ló'dodo. Àwọn ọ̀nà tí mo máa ń gbà rán tí àwọn àdéhùn mi ni; kíko wọ́n sílẹ̀ sí inú ìwé kan, èyí tí olóyìnbo máa ń pè ní diary. Mo ní diary yií tí mo máa ń kọ àwọn nǹkan sí lójoojúmọ́. Ìwé yìí dàbí ọ̀rẹ́ mi ni, ó sì jẹ́ alásírí mi, kò sí ohun kan tí n kò kín kọ sí inú ìwé yìí. Inú rẹ̀ ni mo máa ń ko nkan sí tí mo máa ń fi rántí àwọn nǹkan tó bá ṣe pàtàkì. Ọ̀nà kejì tí mo máa ń tún rán tí àwọn àdéhùn mi ni àwọn ìwé kéékèèké èyí tó ní gọ́ọ̀mù lára. Èyí tí yàn lé lẹ̀ mọ ara ògiri ilé. N ó kọ àwọn àdéhùn àbí àwọn nǹkan tí mo ní láti ṣe. Èyí tó wà n wájú tí n kò fẹ́ gbàgbé. N ó kọ síi lára, n ó sì lé mo ara ògiri ilé. Tó jẹ́ wipé láraàárọ̀ bi n ba ń kúrò nílé tàbí tí mo bá ń jáde tàbí bí n bá fẹ́ ṣe nǹkan kan nínú ilé, n ó máa rí i, ọkàn mi yóò sì máa lọ síi. Eléèkèta ni ní orí fóònù mi, ìyẹ́n ẹro alágbeká mi. N ó wá ibìkan nínú rẹ̀ láti kọ́ sílẹ̀ sí, n ó sì se agogo, ìyẹ́n ìyí aago aláàmú láti máa dún ní ọjọ́ tí n bá ti ní kó dún láti rán mi létí àdéhùn náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí wípé ohun ìsẹ̀mbáyé ní àwọn ohun tí àwọn bàbá ńlá wa dá sílẹ̀, tó fi sílẹ̀ tí ò ní àbùkù àbí èérí kankan nínú. Àwọn ohun ìsẹ̀mbáyé jẹ́ ohun tí a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọn kò wọ́pọ̀ mọ́ torí ayé ti ń lajú. Mo wá ní ìfẹ́ àti lọ sí ilé ìsẹ̀mbáyé láti lọ kọ́ ẹ̀kọ́ nípa àwọn bàbá ńlá wa láti lè mọ àwọn ìmọ̀ kùn ìmọ̀ èyí tó jẹ́ pé ó ti wà tàbí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kó tó di pé wọ́n bí mi.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi. Kódà etí mẹ́rin ni mo lu, tí etí kọ̀ọ̀kan torí mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ oge ṣíṣe. Mo sì nífẹ̀ẹ́ ẹ̀ṣọ́. Báyé bá gbà mí gbogbo ẹ̀yà ara mi ni n ó ṣe lọ́sọọ̀ọ́ tí n ó sì fi ẹ̀ṣọ́ sí i. Èmi ń lu etí mi o, láti má fi ohun ẹ̀ṣọ́ sí etí mi. Ìdí nìyí tí mo fi ń lu etí mi torí èmi má ń wọ góòlù, yẹríǹgì, mo má ń wọ̀ wọ́n àti ago.

Rárá o, èmi kò ní ọgbà o. Ṣùgbọ́n ìyá ìyá mi ní oko, ó sì ní ọgbà síwájú ilé rẹ̀. Ibi tí a ó ti rí àwọn ẹ̀fọ́ díẹ̀díẹ̀ bí ẹ̀fọ́ gúre, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ṣọkọ, àti àwọn ata tòmátì ìbílẹ̀. Gbogbo rẹ̀ ni ó wà ní ọgbà àti àwọn ewé tí a fi ń ṣe àwọn lílọ̀ṣọ́ ó wà nínú ọgbà ìyá ìyá mi. Ṣùgbọ́n èmi kò ní ọgbà o.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ. Nítorí pé àwọn iṣẹ́ mi yóò bọ́ sí iṣẹ́ pàjáwìrì àti iṣẹ́ tó jẹ́ pọ̀ndandan tí n ò nílò láti bá ọjọ́ tí a bá fi ránṣẹ́ sí mi lọ, tí n kò ní fẹ́ gbé wọ iṣẹ́ ọjọ́ kejì. Lẹ́yìn tí mo bá ti kúrò ní ibi iṣẹ́ mi, irú àwọn iṣẹ́ yìí bó bá wọlé si órí ẹ̀rọ àgbékà mi yìí, fóònù mi, ó di dandan kí n ṣe nílé. Èyí tí yóò mú mi lo wákàtì mìíràn tó yẹ kí n máa fi ṣe nǹkan mì nílé ṣe, àwọn iṣẹ́ yìí.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ rí dókítà ni bí oṣù mẹ́ta sẹ́yìn, èyí ni ọjọ́ kẹwàá nínú oṣù ọdún tó kọjá lọ́hùn, ni mo ti lọ rí dókítà kẹ́yìn. Ìgbà yẹn, mo fẹ́ mọ iye ẹ̀jẹ̀ tó wà lára mi. Mo sì fẹ́ mọ irúfẹ́ òògùn tí mo lè máa lò tí ojú òfin ní dùn mí. Èyí ló mú mi lọ sí ilé ìwòsàn lọ rí dókítà ní oṣù náà.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Mo rẹwà púpọ̀ lọ́mọbìnrin, bó tilẹ̀ jẹ́ pé mi kì í ṣe ọmọ pupa. Ṣùgbọ́n àwọ̀ mi kò pupa, kò dúdú. Ojú mi gún re gé, ẹyín ẹnu mi sì fúnfun. Èmi gangan lo yẹ kó máa pè ní adún máa dán. Ẹ̀jí wù mí. N kò ní ifo tàbí làpálàpá lára. Bẹ́ẹ̀ sì ni ojú mi ò jóná, nítorí wípé mò ń tọ́jú ara mi dáadáa ní gbogbo ìgbà.

Wákàtí kan ni a máa ń lò fún ìsinmi oúnjẹ ọ̀sán wa ní ibi iṣẹ́ mi. Láàárín wákàtí kan yìí, a lè ṣe nǹkan kíǹkan ta bá fẹ́, bóyá ẹni toun fẹ́ jẹun ni ọ̀ọ́ tàbí ó fẹ́ sùn. Láàárín wákàtí kan yìí, nǹkan tó onikaluku bá fẹ́ ṣe yóò ṣe, bóyá arẹni tó fẹ́ lọ sí ibìkan ni, yálà ó fẹ́ sáré lọ gbà ǹkan ni tàbí ó fẹ́ sáré lọ ríyàn. Ṣùgbọ́n ìgbà ìsinmi oúnjẹ ọ̀sán mi jù wákàtí kan lọ. Nínú rẹ̀ ni n ò tí jẹun, tí n ò sì ná ẹyin díẹ̀ tàpá díẹ̀, tí n ò sì sinmi díẹ̀ kín tó tún padà bọ́ sẹ́nu iṣẹ́

Ìwọ̀nba ni gíga mi, mo jẹ́ èèyàn kan tí ò ga jù tí kò sì kúrú jù. Ìwọ̀nba bí bàtà mẹ́rin àti àbọ̀ ni mo jẹ́. N kò ga púpọ̀ lọ títí bẹ́ẹ̀ sì ni n kò kúrú bí àgbámọ́lẹ̀ iṣu. Gíga mi rẹ́gí ló ṣe fún ọmọbìnrin.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ ni ìmọ̀ tí èèyàn ní láti fi ran àwọn tó bá ní jàmbá ọkọ̀. Èyí ni ìrànwọ́ àkọ́kọ́ ta a máa kọ́kọ́ fún wọn kó tó di ìpè ìrànlọ́wọ́ dókítà tàbí ká tó gbé wọn lọ sí ilé ìwòsàn máa dé. Ilé ìwé mi ni wọ́n ti kọ́ mi ní bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn ènìyàn tó bá ní ìpèníjà tàbí tí wọ́n farapa nínú jàmbá kan tàbí imin.

Fìlà? Èmi ò kí ń wọ fìlà o. Ìborùn ni mo máa fi ń borí torí obìnrin ni mí. Bó tilẹ̀ jẹ́ pé arí àwọn obìnrin mi ì tọ́ wọ fìlà ṣùgbọ́n èmi kò kúndùn àti máa wọ fìlà. Kò wù ń mí. Bó tilẹ̀ jẹ́ pé ń kó mọ̀ gé ṣe ṣùgbọ́n ń kò ríra mi gẹ́gẹ́ bí ẹni tí yóò máa wọ fìlà. Kódà bó fi fìlà ta mi lọrẹ̀ èmi kì yóò gbà á. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ìborùn. Bí bá gbé ìborùn tí mo kun, powder mi fẹ́ẹ́rẹ́fẹ́, ojú mi yóò yọ bí ẹni wípé mo ṣe irun ni. Èmi kì ń wọ fìlà torí mi kì ń ṣe ọkùnrin.

Agogo mẹ́fà àbọ̀ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Bí m̀bá wá jẹ oúnjẹ alẹ́ ní agogo mẹ́fà àbọ̀, ó pẹ́ mi ju agogo méje ìrólé. A ó ti jẹun torí ó da kí èèyàn tètè máa jẹ oúnjẹ alẹ́, kí ó ba tètè yọ ní inú ẹni kó lè ba tètè lọ sí ibi tó yẹ kó lọ. Ẹni bá jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́wàá, mọ́kànlá, irú ẹni bẹ́ẹ̀ ikùn wọn yóò máa wúwo, kò sì ní lè ṣọ́run àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Nítorí wípé, ẹni tí ò bá kọ́ bí a se ń pa owó pamọ́, olè ni yóò kó lówó lọ, ole ni yóò kó lówó lọ. A nílò áti máa pa owó pamọ́ kí a lè rí owó fi ṣe oko òwò. Èmi má ń pa owó pamọ́ o, kí owó mi má ba sọnù. Mo máa n fi owó pamọ́ sí báǹkì, ìyẹn ilé ìfowópamọ́sí. N ó lè ní ìfọ̀kànbalẹ̀ wípé owó mi wà ní abé àbò níbi tó yẹ.

Rárá o. Rárá, rárá èmi kò fẹ́ràn à ti ra oúnjẹ ní òpópónà̀ nítorí pé àkọ́kọ́ n kò mọ̀rú omi tí a fi se oúnjẹ náà. Ikeji, n kò mọ̀ bí àwọn ata tó ti pàjẹ́, tòmátì tó ti kan ni wọ́n fi sè é. Àti wípé ìkẹta, mi ò rí oúnjẹ ojú pópónà bí i oúnjẹ tí ó ní ìdáàbòbò tó péye. N kò sì fẹ́ lọ jẹ oúnjẹ tó ní kólẹ́rà èyí tí yóò fà ìsan sára mi. Nítorí ìdí èyí, èmi kì í ra oúnjẹ jẹ ní ojú pópónà o.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ tó ọgọ́ta. Ọgọ́ta data ni mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí iṣẹ́ tí mo máa ń fi data yìí ṣe pọ̀.

Rárá o, èmi ò fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ nítorí wípé n kò rí gẹ́gẹ́ bí ǹkan iwúri kan tàbí bí ǹkan bàbàrà kan. Èyí ni ìdí tí n kò kà á sí tí n ó fi rò wípé kí n máa wo àwọn ìràwọ̀. Sùgbọ́n ǹkan kan nígbà tì emi atọmọ mi bá jókòó sí ìta ilé mi, a ó dò siṣí sọ́na a ó wò okè a ó sì máa wo àwọn ìràwọ̀.

Yàrá ilé ìdáná mi ni mo fẹ́ràn jù ní ilé mi. Nítorí pé láti bẹ ní mọ ti ń se oúnjẹ aládùn fọmọ mi àtọkọ̀ mi. Láti bẹ ní ẹ̀mí wa ti ń wà àti iye inú wa. Tori ẹ̀mí tí ò bá jata tí ò jẹun, ẹ̀mí yẹpẹ́rẹ́ ni. Nítorí náà ilé tí mo fẹ́ràn jù iyẹn yàrá nínú ilé mi ni yàrá ìdáná mi tó lóyinbọ̀ ń pè ní kísìnì.

Bẹ́ẹ̀ni, mo ma ń kọ ohun ọsán sára ní gbogbo ìgbà lójoojúmọ́. Bí bá ti kúrò ní'lé mi, n o ti pa ohun ẹ̀sọ́ sára. Ṣé ohun ẹ̀sọ́ ago ọwọ́ ni, tàbí ti gúùlù téènì ọrùn, tàbí ti yẹtí etí. Èmi ní ìfẹ́ ohun ọ̀ṣọ́ o. Obìnrin tó bá wà tí ò ṣe ra rẹ̀ lọ́ṣọ̀ọ́, "háà! Irú obìnrin wo nìyẹn?" ìran ọmọbìnrin ló ń ṣoge ló ń ṣakọ. Nítorí náà mo ṣe ní ọ̀ṣọ́ lọ́ríṣiríṣi. Èmi fẹ́ràn àti máà ń ṣe ra mi lọ́ṣọ̀ọ́ torí obìnrin ni mí tó pé lọ́lá. Nítorí èyí díẹ̀ yìí ni mo fi máà ń pa ohun ọ̀ṣọ́ sára.

Mo sì lọ sí ibi orin ní ọ̀sẹ̀ tó kọjá. Ibi orin tí mo lọ lọ́sẹ̀ tó kọjá jẹ́ ibi ìgbafẹ́ tó tóbi, tí áwọn èèyàn jàǹkàn jàǹkàn sì máa ń wá sí ibẹ̀. A lọ kọrin níbẹ̀ fún òpin ọdún àti fún ayẹyẹ Kérésìmesì tó wà ní ìta. Ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ kẹ́yìn lọ sí ibi orin.

Ibi tí ó wù mí lọ fún ìsinmi ni ìlú Santorini. Ibẹ̀ wù mí lọ́pọ̀lọpọ̀ torí bí wọ́n ṣe ròyìn rẹ̀ pé ibẹ̀ dá ó tutù ó sì dá fún ìsinmi. Ìdí nìyí tí mo fi fẹ́ lọ sí ìlú Santorini láti lọ sinmi.

Irú ọju ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọju ọjọ́ tí ooru kò mú jù, tí òtútù ò sí pọ̀ jù. Ọju ọjọ́ tí ò gbóná jù, tí ò sí tutù jù ni mo fẹ́ràn jù. Èmi kò nífẹ́ kí ojú ọjọ́ kó tutù ki ojo o má a rọ. Yó má a mú mi ṣẹ olẹ̀. N kò sì ní fẹ́ ṣiṣẹ́ kankan nínú ilé. N kò sì tún ní ìfẹ́ sí náà lọ́rọ̀ kan. Ọjọ́ ọjọ́ dúná yẹn ìbá oru. Nko ni fé sí ohunkóhun tó bá ní se pèlú òru.

Àwọn ọ̀nà tí mo máa ń mú àwọn èrò tuntun wá ni bí kí n máa kàwé. Mo ní ìfẹ́ àti máa kàwé lọ́pọ̀lọ́pọ̀. Bí ènìyàn bá sì ń kàwé, yóò máa rí àwọn èrò tuntun, yóò máa rí àwọn nǹkan tí òye rẹ̀ ò ṣe sí tẹ́lẹ̀. Ọ̀nà kejì ni láti mú àwọn tẹlifíṣàn àti láti máa lọ sórí ìtàkùn ẹ̀yẹ akálẹ́ loju jara, Facebookù, ibẹ̀ mo máa ń rí àwọn nǹkan ọ̀ṣọ́ ni dọ̀tun, àwọn èrò tuntun náà wà ní ibẹ̀. Ikẹta ni nínú orin. Bí mo bá ń tọrì, nígbà mí oríṣìíríṣìí ọgbọ́n ni yóò máa wá sí mi lórí. Ọ̀nà mẹ́ta tí mo máa ń ṣe ni tí mo máa fi mú àwọn èrò tuntun wá.